Ṣé o fẹ́ràn jìyàn? Emí ò fẹ́ràn kí n máa jìyàn nítorí pé kí ni, mo jẹ́ ẹni tí máa ń lọ jẹ́jẹ́ mi. Ṣùgbọ́n tí mo bá rí pé èmi àti ẹni kan ń sọ̀rọ̀, tí mo bá rí pé ọ̀rọ̀ náà ò bá kí n jìyàn, mà á jìyàn. Ṣùgbọ́n èmi kì í sábà jìyàn nítorí pé kí ni, mó jẹ́ ẹni tí máa ń lọ ní ìrọwọrọṣẹ ni.

Nígbà wo ni o kẹ́yìn rìn àjò fún iṣẹ́? Ti máa rántí ìgbà tí mo kẹ́yìn rìn àjò fún iṣẹ́ mi, òun ni oṣù tó kọjá lọ, ni oṣù December. Nítorí pé kíni ní ibi iṣẹ́ wa, tó bá ti di December, a máa ń ṣe tí a máa pè ní AGM, Annual General Meeting. December la máa ń ṣe, ilẹ̀ èkó la tì ń lọ máa ń ṣe. A sì máa lò tó ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin bẹ́ẹ̀. Ṣùgbọ́n o ní àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa yàn lọ sí ìrìn àjò náà. Èmi náà wà lára àwọn tan máa yan sí ìrìn àjò náà. Mo sì rántí pé ìrìn àjò ni ìrìn àjò kẹ́yìn tí mo ṣẹ̀ṣẹ̀ rìn ní ẹnu iṣẹ́. Ó tún di ọdún tá wa yì, oṣù December láti lọ ìmi. Ṣùgbọ́n bye bye, èyí tí mo lọ kẹ́yìn òun ni èyí tí mo lọ ní December ọdún tí a ṣẹ̀ lò tán yìí.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáadáa. Kó dà ìgbà kan n bẹ́ tó jẹ́ pé mo ní alùpùpù tí mo máa ń gun lọ ibi iṣẹ́ kí n tó ra ọkọ̀ mi. Alùpùpù mi jẹ́ alùpùpù tí mo ra ní àti ọjọ́ tó ti pẹ́. Ìgbà tí mo tì ń máa ń gun, mo máa ń gbádùn nítorí pé kí ni alùpùpù tuntun ni. Ìgbà tí mo wá ra ọkọ̀ mi, mo wá gbé e fún àbúrò mi kí òun ó máa gun. Ṣùgbọ́n mo ti gun alùpùpù rí dáadáa. Kó dà ìgbà mi gan n bẹ tó jẹ́ pé tí mo bá lọ ibi iṣẹ́, tí mo bá fẹ́ gbé mọ́tò lọ, mo ní kí àbúrò mi kó bá mi gbé alùpùpù tó wà lọ́wọ́ rẹ̀ wá. Òun ní ń gbé lọ ibi iṣẹ́, tì ń gbé lọ bọ̀ nítorí pé kí ni alùpùpù yìí ṣì ń ṣiṣẹ́ dáadáa ó sì tuntun. Mo fẹ́ràn kí a máa gún dáadáa.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tí ń mọ́ fún mi ní ìtara ní ibi iṣẹ́ jù ni àwọn tàn jọ máa ń ṣiṣẹ́ tí bá rí pé wọn ò ṣiṣẹ́, wọ́n ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ ni máa ń ta mi lára gan. Tó jẹ́ pé, tó jẹ́ pé tí mo bá sọ fún wọn pé, "à ẹ ṣiṣẹ́ yin bi iṣẹ́ o." Kò bá dá mi lóhùn. Tí mo bá rí pé ìmẹ́lẹ́ wọn ti fẹ́ pọ̀ jù ní ẹnu iṣẹ́, mo máa ń lọ fẹjọ́ wọn sun àwọn ọ̀gá mi ni. Nítorí pé kí ni mo, mi, mo kórìíra kí iyan má ṣe ìmẹ́lẹ́ ẹnu iṣẹ́. Èyí sì máa ń ta mi lára gan nítorí pé bí eyan bá ṣe iṣẹ́ oníṣẹ́ ni ènìyàn ò ṣe ṣe iṣẹ́ ti ẹ̀ gangan. Nítorí náà ni mo fi máa ń fẹ́ ṣiṣẹ́ mi dédé. Tí mo bá ti rí ẹ̀yin tí ò ṣiṣẹ́ dédé, ìm máa ń ta mí lára gan bẹ́ẹ̀ tó jẹ́ pé màá sọ fún pé, "kò ṣe ṣiṣẹ́ yìí kò da o. Jẹ́ ẹ ra mọ́ṣẹ́ rẹ." Tí mo bá rí pé ẹni ò dá mi lóhùn, ìm ń lọ sọ fún àwọn tó jọ́ga wa kí wọ́n báa bá wí nítorí pé kí ni ìi máa ń ta mi lára gan kí n rí iyan tí ò ṣiṣẹ́ dáadáa. Ǹkéji tí ó máa ń ta mi lára ni wípé kí n wà ní ọ́fíìsì tó jẹ́ pé ó dọ̀tí tí ò, tí n ò bá, ìmi máa ń ta mi lára gan tó jẹ́ pé èmi ò kí ń fẹ́ le jókòó níbẹ̀ pé kí n ṣe iṣẹ́ bẹ́ẹ̀. Nítorí pé kí ni mo nífẹ̀ẹ́ sí àwùjọ tó bá mọ́ tónítóní tó jẹ́ pé kò sí ìdọ̀tí níbi bẹ́ẹ̀. Tí n bá rí pé mo wà nínú ọ́fíìsì tó jẹ́ pé ìdọ̀tí máa ń wà, ìmi máa ń ta mi lára gan tó jẹ́ bẹ́ẹ̀ ìmi ń sọ fún àwọn tí máa ń bá wa nu pé, "kantete wá bá mi gba ilẹ̀ yìí, kán sì bá mi nu." Nítorí pé kí ni èmi ò le jókòó nínú ìdọ̀tí. Àràǹkan tó máa ń ta mi lára ni ẹnu iṣẹ́ ni.

Irú ìbòṣẹ́ wo ni o fẹ́ran wọ̀? Ìbòṣẹ́ tí mo máa ń, èmi ẹ sábà wọ ìbòṣẹ́ nítorí pé kí ni èmi ẹ sábà wọ bàtà tí máa ń, tí máa ń, tí máa ń bo gbogbo ẹsẹ̀. Ṣùgbọ́n o ìbòṣẹ́ tí mo máa ń sábà wọ̀ tó bá yẹ kó mo fẹ́ ọba tí máa ń bo ẹsẹ̀ ni ìbòṣẹ́ dúdú nítorí pé kí ni ìbòṣẹ́ dúdú kì í dọ̀tí, tó bá ti dọ̀tí kan kò ní hàn pé ó ti dọ̀tí. Irú ìbòṣẹ́ tí mo máa ń sábà wọ yẹn. Èmi ò kí ń wọ funfun nítorí pé tí ẹ̀yin bá wọ funfun, tí ẹ̀yin bá wọ̀ọ́ lẹ́ẹ̀kan, imọ́ titẹ máa dọ̀tí. Àmọ́ ìbòṣẹ́ dúdú tí o bá ti wọ, o le wọ fọsẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, kí n dọ̀tí, tó bá ti dọ̀tí kan kò sí ẹni tí ó mọ̀ pé ìbòṣẹ́ tó wọ ó ti dọ̀tí. Irú ìbòṣẹ́ tí mo máa ń sábà wọ nìyẹn, ìbòṣẹ́ dúdú.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ara awọn ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ ni wípé tí mo bá kọ́kọ́ jí ní àárọ̀ kùtùkùtù, màá kọ́kọ́ ṣàdúà fọ́nà mi ná. Mo máa ń ṣàdúà, mo le ṣàdúà fún bí i àbí ìṣẹ́jú ogún àbí mẹ́ẹ̀ẹ́dógún. Bí bá ti wá ṣàdúà tán, ngbà gbogbo ínú ilé mi tí mo bá gba tán ń nu dáadáa tí ó mọ́ tónítóní. Tí bá ti ṣe yẹn tán, mo máa ń dáná. Nítorí mo fẹ́ràn kí mo dáran dáadáa. Mo máa ń dáná lọ ibi iṣẹ́. Ko dà kó jẹ́ pé ọjọ́ tí mo ní lọ ibi iṣẹ́ ni, ni n dáná. Ara ǹkan tí mo máa ń ṣe láàárọ̀ kí n tó jáde ní.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí ṣùgbọ́n ẹ̀kan pére ni mosẹ́ gun ọkọ̀ ojú omi yóò sì wù mí kí n sì gun ní ìgbà mìíràn si. Mo rántí pé ọdún tí mo lọ sí ìlú Èkó, òun náà mo gun ọkọ̀ ojú omi ní ètì Ọ̀ṣà ni ati gun ọkọ̀ ojú omi náà. Bá ṣe gun yí un inú mi sì dùn ni torí pé kí ni kì í ṣe nǹkan tí mo ṣe rí. A gun fún boya bi wákàtí méjì sí mẹ́ta a kàn fi omi sere, a ń fi omi sere ni. Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tó ìrin ajo tó dáa lára tí ẹ̀eyan lè, tí ẹ̀, tí ẹ̀eyan lè ṣe nítorí pé tó bá, tó bá gun inú re ó dùn, ó máa rí, ó máa gba tẹ́gun tó wà ní orí omi, yóò wù mí kí n sì tun gun ní ẹ̀kan si.

Ṣé o ní irungbo? Bẹ́ẹ̀ni, mo ní irungbo, èmi ò sì jẹ́ ẹni tó ní irun lára tó pọ̀ dáadáa. Irun gbọ̀n mi náà sì pọ̀ gẹ́, tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń sábà gé èmi, èmi ń gé e tán o, mo máa ń gé ẹ̀ dá tó pé dí ó kù, tó pé yóò tún mú ojú mi yóò tún mú rẹwà dáadáa. Àmọ́ mo jẹ́ ẹni tí ó ní irungbon daadaa tó pé irungbon ara mi sì pọ̀ dáadáa. Mo máa ń sábà gé ẹ́ tí n bá ti fẹ́ kó pọ̀jù nítorí pé èmi fẹ́ kó pọ̀, tó bá ti pọ̀jù, ẹ máa ń jẹ́ kí ojú mi ko gbo ni.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo sábà wọ̀ jù ni aṣọ Yorùbá tí wọ́n máa n pè ní Bùbá àti Bàbárìgbà. Mo máa n sábà wọ̀ tí n bá jáde lọ sí òde. Irú aṣọ tí mo fẹ́ràn nítorí pé kíni tí n bá wọ̀ yí ń tún wọ fìlà Yorùbá wá sí fìlà gọ̀bì, yóò jẹ́ kí ìmúra mi kó dára lára, kó sì yún, kó sì rẹwà. Irú aṣọ tí mo sábà wọ̀ nù jáde, mo fẹ́ràn kí n mọ̀ wọ, mo sì fẹ́ràn kí n mọ̀ wọ aṣọ tó bá jẹ́ kọ́-- èh, tó ní kọ́lọ̀ funfun tó jẹ́ pé àbàwọ́n rẹ̀ funfun ni, kò sí àbàwọ́n kankan lára rẹ̀. Mo fẹ́ràn kí n mọ̀ wọ̀ lọ sí òde dáadáa nítorí pé kíni aṣọ Yorùbá wa ni, aṣọ tí wa ti wá sí ni, yóò sì dára kí ẹyan mọ̀ wọ̀ ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní pé tí ń bá ti wà lẹ́nu iṣẹ́, tí wọ́n bá sọ fún wa pé kí èmi àtàwọn kan jọ ṣíṣe. Àwọn tí a bá di jọ ṣiṣẹ́ rí ni mọ́ wùmí kí n tún yàn kí a tún jọ ṣiṣẹ́ nítorí pé kí ni a ti gbọ́ ara wa yé dáadáa. Ṣùgbọ́n ẹni tí a baá jọ ṣiṣẹ́ pọ̀ rí kìí wùmí kí a jọ ṣiṣẹ́ papọ̀. Nítorí náà àwọn ta bá jọ ṣiṣẹ́ pọ̀ rí ni àjọ mọ́ yàn ara wa. A ti mọ́ ara wa dáadáa tí a bá ti fẹ́ ṣiṣẹ́ tí ó ṣáá ṣe ní àṣẹ là. Àwọn tí a jọ ṣiṣẹ́ rí náà ni a jọ yàn ara wa. Ṣùgbọ́n igaba mi mo mọ̀ pé tó jẹ́ pé ọ̀gá ilé iṣẹ́ wa, òun ni ó yàn wa. Tó bá jẹ́ pé ọ̀gá ilé iṣẹ́ wa ni ó yàn wa, kò sí ohun tí a fẹ́ ṣe sí i. Aṣẹ tí ọ̀gá bá pa pé àwa bái bái ni ka jọ ṣiṣẹ́, òun náà la tẹ̀lé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fi wá lẹ̀ kí a mu ara wa ni, mo sì mọ̀ àwọn tí ń mú àwọn tó jẹ́ pé a jọ ṣiṣẹ́ papọ̀ rí, òun náà la jọ yàn ara wa ti a jọ ṣe iṣẹ́ náà.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Èmi sábà kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí pé kí ni kì í ṣe iṣẹ́ mi. Ó ní àwọn kan tí wọ́n máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, ní ibi iṣẹ́ wa. O n kálukú ní iṣẹ́ ti ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe ni. Ṣùgbọ́n tí wọ́n bá ti kọ ìròyìn náà, ó ní, ó ní group ti WhatsApp group tí a jọ wa tí o je pe wọn ó fi sí. Tí wọ́n bá ti fi sí, gbogbo wa tá wà ní ibi iṣẹ́ náà lákà. Ṣùgbọ́n èmi sábà kọ ìròyìn mi sínú àwọn tí máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wa.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Tí bá rántí àlá burúkú tí mo ní yóò tó bí i ọ̀sẹ̀ kan sẹ́yìn. Àlá wọn sì bà mí lẹ́rù gan an. Àti ọjọ́ tí mo la, mo rántí bó mo ṣe bó mo ṣe lála bó mo ṣe lála ni mo jí ní ojú ohun. Mo ti jí lójú oyún ni mo ṣàdúrà pé "à Ọlọ́run rù àlá yìí, kọ́ lọ má jẹ́ kí n la mọ́." Mo yé ṣàdúrà tán ní ilé, sùnmọ́ ni irú ọjọ́ náà. Àlá burúkú tí mo la kẹ́yìn nù. Mo sì gbàdúrà pé kọ́ lọ má jẹ́ kí n la irú àrá dúró bí kí ni àrá àlá ìbẹ̀rù ni kò sì dáa kí ẹ̀mà la irú àlá náà.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn ǹkan tí mo máa ń kó sínú àpò owó mi ni, mo máa ń kó kọ́kọ́rọ́ ilé mi ló máa wà nínú àpò owó mi. Mo sì máa ń kó passport mi sínú àpò owó mi àti àwọn ID card tí wọ́n ń pè ní àmì idanimo, gbogbo wọn máa ń kó sínú àpò owó mi. Nítorí pé kí ni àpò mi ló máa wà kó ba àwọn ǹkan ìwọ̀n yìí sí ní kò sí ìgbà tí wọn lè ní ìlò rẹ̀. Èyí nìyí tí mo fi máa ń kó sínú àpò owó mi, yóò lè bá wà ní àrówótò mi nígbà tí mo bá fẹ́ ní ìlò rẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínà rẹ? Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ asínà mi ni pé tí bá ṣe rí pé ọ̀rọ̀ yìí kò fẹ́ yé mi tó, í ń kọ́ kalẹ̀ ni. Tí n bá ti kọ́ kalẹ̀ àbí kí n kọ́ sí orí fóònù mi, tí n bá ti kọ́ sórí fóònù mi, kò sí ni yí ń rántí. Tí n bá ti kọ́ tán àbí tí mo fi sọrí fóònù, i ń wá sẹ́t àlàmú pé ọ̀rọ̀ báì báì, ìgbà báì báì ni mo fẹ́ rántí o. Fóònù mi ó sì rántí mi létí pé, "à, ọ̀rọ̀ báì báì tó o fẹ́ rántí, ó ya, òun ni báì báì báì." Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínà mi nu tí n bá ti kọ sí orí fóònù tí mo fi ṣe àlàmú àbí tí mo kọ sínú pépà kan, ìyẹn tí mo ń pè ní diary mi, kò sí ni ń rántí ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lò wọ́n.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ tí mo máa ń gùn lọ ibi iṣẹ́. Mo sì ti ra ọkọ̀ nii sin, yó ti tó bo ya bí ọdún méjì sí ọdún mẹ́ta tí mo mọ̀ tí mo ti rà á. Ó ni mo ti máa ń gbé jáde káàkiri. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà dára púpọ̀ nítorí pé kíni tuntun ni mo ra á. Ó sì dára dáadáa nítorí pé ẹ́ńgine rẹ̀ náà sì strongi. Mi, àti ìgbà tí mo ti rà á, mi ti tún ṣe nítorí pé kíni tuntun ni mo ra á. Ó máa ń ṣise dáadáa, mo kò máa ń change ọ́ìlì rẹ̀ ni. Inú mi sì dún sí ọkọ̀ náà dáadáa.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni wípé tí wọ́n bá fún wa lówó tí mo sì rí pé àwa mẹ́wàá ni, mo máa ń pín déédéé láàárín ara wa ni. Ka wípé wọ́n fún wa ní twenty thousand, ó sì jẹ́ àwa mẹ́wàá, àwa mẹ́wàá á mu ní, àwa mẹ́wàá á mu ní ẹgbẹ̀rún méjì méjì, ó tún mọ̀ sí pé a ti pín owó náà déédéé ni. Torí pé mo jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ nínú kí ẹ̀mọ̀ ṣì ń kan déédéé, bá ṣe pọ̀ sí i ni ló ṣe ni a sì pín owó náà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ funfun nítorí pé kí ni mo níìfẹ̀ sí nǹkan funfun gidi gan. Ó dà tó fi mọ́ inú ilé mi àti ara ń sọ tí mo máa ń wọ̀, à àwọ̀ funfun ni. Ó dà tó fi mọ́ ọkọ̀ tí mo ń gùn gan, àwọ̀ funfun ni. Mo fẹ́ràn àwọ̀ funfun gan, mo sì fẹ́ràn gbogbo ibi tí mo bá lọ àbí tí mo bá dé kí mo rí àwọ̀ funfun. Nítorí pé kí ni àwọ̀ funfun, mo níìfẹ̀ rẹ̀ gan láti mọ́ gbogbo ibi tí mo bá wà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Tí bá rán tí ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, òun ni oṣù December ta lò tan yìn nítorí pé gbogbo ìgbà náà ni àwọn olórin máa ń kọrin dáadáa. Mo lọ sí ibi orin boya bí méjì sí mẹ́ta tí wọ́n ṣe ní ìlú mi. Ko dá alẹ́ mọ́júmọ́ ni a fi lọ sí ibi ayẹyẹ orin náà. Mo sì, mo sì ní, mo sì nífẹ̀ẹ́ sí nítorí pé kí ni olórin tí wọ́n gbé wá, olórin tí mo mọ̀ ń gbọ́ ni. A sì lò tó, a sì lò tó ọjọ́ méjì sí mẹ́ta ta fi gbọ́ orin rẹ̀ ká tó dé ibi tí ó ti fẹ́ ṣe ayẹyẹ orin náà. Mo fẹ́ràn kí n máa lọ sí ibi ayẹyẹ orin dáadáa. Ẹni tí ó bá jẹ́ pé olórin, olórin tí mo fẹ́ràn láti máa gbọ́ orin.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Mo fẹ́ràn kí n máa lọ sí etí òkun nítorí pé kí ni àwọn ìyẹ̀pẹ̀ tó wà bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ sí kí n máa fi wọ́n sí sere Mo sì máa fẹ́ kí n máa fi àwọn omi tó wà ní etí òkun kí n máa fi wọ́n sere nítorí pé kí ni, hin mo ń jẹ́ kí inú èèyàn dùn ni ò sì máa jẹ́ kí ara èèyàn balẹ̀. Mo fẹ́ràn kí n máa lọ sí etí òkun dáadáa, mo sì lọ rí i bí i ẹ́ẹ̀mẹ́ẹ́je àbí ẹ́ẹ̀mẹ́ẹ́ta ṣùgbọ́n kò sí òkun ní ìlú tí mo wà. Máa lọ sí ìlú Èkó ni kí n tó le rí òkun, nítorí náà ni kò fi jẹ́ kí n máa lọ ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi jù, ńnkan tí mo maa ṣe láti pàrọ̀ ọkàn mi ni wipé màá fi iṣẹ́ un lẹ́ ẹ̀ fún igbá dìé. Tí n bá ti fi iṣẹ́ ye lẹ́ ẹ̀ fún igbá dìé, màá wá jáde lọ. Tí n bá ti jáde lọ, màá lọ jẹun àbí kí n wá ǹnkan jẹ. Tí mo bá ti wá jẹ́ tán, màá wá dé, màá wá sinmi díẹ̀. Tí mo bá ti wá sinmi díẹ̀, màá wá padà sí ẹnu iṣẹ́ náà. Ìgbà tí mo bá fi ṣe iṣẹ́ náà díẹ̀, yí ń tún-- ara mi ó tún yá láti ṣe iṣẹ́ náà. Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi tí iṣẹ́ bá pọ̀ fún mi.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe. Èmi ti ń jẹ́ ẹni tó máa ń kọrin kẹ́lẹ́, mi ò fẹ́ràn kí n máa kọrin kó máa pariwo. Kẹ́lẹ́kẹ́lẹ́ ni mo ní mo máa ń sábà kọ àwọn orin mi nítorí pé kí ni tí n bá kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́, èmi ni fi dá mú àwọn tó wà ní ẹ̀gbẹ́ mi. Tí ẹni bá kọrin síta ni yóò fi lè máa dá mú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Tí n bá ti ń kọrin mi, mo máa ń kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ni tó ẹ́ pé ó sì máa ń gbádùn rẹ̀. Nígbà tí n bá ń kọ fúnra mi ni, bí mo ṣe máa ń kọrin mi nu. Tí n bá tún kọ jáde púpọ̀ jù, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó mọ̀ gbọ́ ó sì máa dá mú wọn.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa kí n tó tọwọ́ bọ̀ we gan. Mo máa ń ka àwọn àdéhùn, màá ka, màá mọ ǹkan tó wà níbẹ̀, màá wọ̀ pé ṣé ǹkan tó wà níbẹ̀ ṣé ǹkan tó lè kóbá mi ni àbí ǹkan tí kò lè kóbá mi ni. Tí bá ti rí pé kìí ṣe ǹkan tó lè kóbá mi, mo lè wá tọwọ́ bọ̀ nítorí pé kíni. Ó dára dáadáa kí ẹ̀yan máa ka àdéhùn kí ẹ̀yan tó sọ pé ẹ̀yan fẹ́ tọwọ́ bọ̀ ìwé nítorí pé kíni. Àdéhùn jẹ́ ǹkan tí ó so ènìyàn méjì papọ̀ tí wọ́n bá ń ṣe iṣẹ́ papọ̀. Tó o bá ka, kò sí bí o ṣe fẹ́ mọ ǹkan tó so yín papọ̀ oun tó fi dá a nù. Kí ẹ̀yin máa ka àdéhùn kí n tó tọwọ́ bọ̀ ìwé àdéhùn kankan. Mo ní ìfẹ́ sí láti máa ka àdéhùn tí bá sì ka àdéhùn mo lè tọwọ́ bọ̀ ìwé kankan.

Nígbà wo ni o kẹ́ ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà tí, ìgbà táwọn ọ̀rẹ́ mi táa kẹ́ ìpàdé níbí ọdún méta sẹ́yìn ni a pàdé. Torí pé kíni wọ́n wá sí ilé mi ni. Bí i bà tí wọ́n bá wá sí ilé mi, àwọn mẹ́ta, a jọ sọ̀rọ̀, a jọ jẹun, a jọ wo fíìmù kí wọ́n tó padà sí ilé wọn. Bá ṣe máa ń ṣe ni, ọ̀sọ̀ ọ̀sẹ̀ ni a ló máa ń pàdé ara wa. Tí èmi bá lọ sí ọ̀dọ̀ ọ̀kan lónìí, ọ̀kan ń wá sí ọ̀dọ̀ èmi lónìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀, ọ̀kan ń wá sí ọ̀dọ̀ èmi náà ní ọ̀sẹ̀ tí ó tún tẹ̀lé, kí a fi máa pàdé ara wa. Ṣùgbọ́n èmi, ọdún méjì sẹ́yìn ni wọ́n pa wa wá sí ọ̀dọ̀ tèmi. Torí pé a sì jọ jẹun, a jọ mu, a jọ sọ̀rọ̀, a jọ sọ̀rọ̀ nípa ìlée ayé, a sì gbádùn ara wa. Ǹkan tí a ń pè ní ọ̀rẹ́ náà kí a tó mọ bá ara sọ̀rọ̀ kí a mọ bá ara wa ní ìyànjú nígbà tó bá yẹ.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ti n bá rántí ìgbà tí mo kẹ́yìn fò, ó ti pẹ́ díẹ̀, yó tó bo ya bi ọdún márùn-ún àbí ọdún mẹ́fà sẹ́yìn. Mo ti fò lórí ọkọ̀ òfurufú kẹ́yìn. L'ọ́jọ náà mo rántí pé kí ni ní àti bí iṣẹ́ wá, wọ́n ti rán wa lọ sí ìlú Abuja ká lọ ṣe mítìni nìkan bẹ́ẹ̀. Àwọn ilé iṣẹ́ wa náà, awọ́n náà wọ́n san owó ọkọ̀ ojú òfurufú wa. Àwa mẹ́ta ni tí a sì lọ tí a sì bọ̀ lórí ọkọ̀ ojú òfurufú. Ìgbà náà ni mo kẹ́yìn fò. Yóò sì wù mí kí n tu fò síi nítorí pé kí ni mo gbádùn ìrìnàjò mi kò sì wà lá rárá, kò sì jẹ̀gàn jẹ̀gàn ọkọ̀ wà lọ wá bọ̀ ni. Yóò wù mí kí n lọ sí i láìpẹ́ láì jìnnà.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá o, èmi kì í ṣe ju wákàtí lọ nítorí pé kí ni, mo fẹ́ràn kí mo máa ṣiṣẹ́ ní àsìkò to bá fún mi. Èmi fẹ́ ṣiṣẹ́ ju wákàtí tí wọ́n bá fún mi lọ. Ka ni wọ́n fún mi ní wákàtí méjì àbi mẹ́ta kí n fi ṣiṣẹ́. Mà á, mà á gbìyànjú tó yẹ pé mà á tètè parí iṣẹ́ ọ̀hun larin wákàtí méjì sí mẹ́ta to bá fún mi. Èmi ò kí ń fẹ́ lò ju wákàtí to bá fún mi láti ṣiṣẹ́ lọ.

Ṣé o ti lọ sí Àgọ̀ ri? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ̀ ri. Nígbà tí a wà ní ilé ìwé girama ni a lọ sí Àgbọ̀. A sì lò tó ọjọ́ mẹ́ta ní Àgọ̀ ta lọ. Àgọ̀ ta lọ, ibẹ̀ ni wọ́n ti kọ́ wa ní bí wọ́n ti ń ṣe àwọn nǹkan mèremère bí iṣẹ́ ọwọ́ boya bii báta síso, abí-, abí bí wọ́n ti máa ń sin adìẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbẹ̀ ni wọ́n ti kọ́ wa ní Àgo náà nígbà náà lọun. A sì san owó la fi lọ. Ti n bá rántí nígbà náà, ẹgbẹ̀rún mẹ́ta mẹ́ta la san. Ṣùgbọ́n Àgbọ̀ ta lọ náà nínú ìlú wa náà ló wà. Ṣùgbọ́n ibẹ̀ la gbé fún igba ta fi lọ. Ibẹ̀ la ti ń jẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun àlẹ̀. Àgọ̀ oun sì dùn dáadáa. In nífẹ̀ẹ́ sí kí n lọ síi ní ẹ̀kan si. Ṣùgbọ́n mo ti di àgbálàgbà. Mi le lọ́'rùú. Àgọ̀ bá un mọ̀

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Eyín mi, ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ ní ojúmọ́, mo máa ń fọ ní àárọ̀ kí n tó jẹun. Tí n bá ti lọ ibi iṣẹ́, tí n bá dé ní alé, màá ti tuntun fọ. Bi mo ṣe máa ń ṣe niyen nítorí pé kí ni? Dókítà sọ fún wa pé ká mọ fún eyín wa ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ nítorí pé kí ni, eyín ṣé funfun eyín ṣé pàtàkì. Tẹ́eyáa ba fọ eyín dáadáa, ẹyin o mọ̀ mọ̀ tónítóní ni. Nítorí bẹ́ẹ̀ jẹ ló fi mú kí mí náà mọ fọ eyín ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́, ìyun àárọ̀ àti alẹ́ kí n tó lọ sùn.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí mọ́ rin òkè nítorí pé kí ni, mo rántí pé bóyá ọdún tò lọ ni, a lọ sí orí òkè kan tí wọ́n ń pè ní orí òkè sóbí. A rìn lásìlẹ̀ lẹ́ẹ̀ dé orí òkè pátápátá náà. Ṣùgbọ́n ọjọ́ tí mo rìn, mo mọ̀ pé nǹkan kú sí mi lára nítorí pé kí ni ó rẹ̀ mi gan an. Ṣùgbọ́n nǹkan tó da ni, àwa tá lọ lọ́jọ̀ún, a pọ̀ gan an, bá ṣe rin òkè yẹn bá ṣe rìn, já tá dókè, a ya fọ́tò, a jẹun, a sì ṣeré ká tó padà wá sí ilé. Orí òkè sóbí ni orí òkè náà. Àwọn ènìyàn sí máa ń wá bẹ̀ dáadáa láti rìn in. Mo sì rí fẹ́ràn kí n ri lẹ́ẹ́kan ṣi, ṣùgbọ́n mí tíì ráyè. Tí ń bá ti ráyè n tun lo rín òri orí òkè náà.

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn, mo sì máa ń wọ tí mo bá ti fẹ́ jáde lọ sí ìta nítorí pé kí ni yó mọ̀ dó là ọrùn. Ṣùgbọ́n tí ò bá kí n tí ò bá sí ọrùn, èmi i sábà wọ̀. Mo rántí wipé ọjọ́ kan bẹ́ẹ̀ tó jẹ́ wipé mo fẹ́ jáde lọ, mii wá rántí mú gíláàsì ọrùn mi, mo ti wà ní ọ̀nà tán tó jẹ́ wipé, háá mo rí gbá ọrùn yìí ti pọ̀ jù. Mo ní láti ya ibi tí wọ́n ti ń ta gíláàsì ọrùn tí mo ra eyo kan. Ó ká mi lára gan ní nítorí pé kí ni mo ní ìkan nílé o, ṣùgbọ́n mo nílò láti rà á nítorí pé kí ni ọrùn yẹn ti pọ̀ jù fún mi. Mo sì nílò láti dáàbò bo ojú mi. Ìgbà tí mo délé tan lọ́jọ́ ọ̀hún, mo padà fi kún gíláàsì ọrùn tí mo ní ni inú mi sì padà dun pé mo padà rà nítorí pé kí ni ǹnkan ǹnkan ni kì í pọ̀ púpọ̀ jù.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn tí mo sábà ṣe ni pé mo fẹ́ràn kí n máa jáde ní, ní òpin ọ̀sẹ̀. Bí mo bá jáde lọ, èmi àti àwọn ọ̀rẹ́ mi a jọ gbádùn bóyá ká jọ jẹ oúnjẹ ni, bóyá bí ká jọ ṣeré. Ará àwọn ìgbádùn mi ni pé mo fẹ́ràn kí n máa lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nítorí pé kìní inú mi máa ń dùn nígbà tí mo bá lọ gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà nítorí pé ó wà lára àwọn ìgbádùn mi. Mo sì gbádùn kí n máa n jẹun gàn. Mo nífẹ̀ẹ́ sí oúnjẹ titun tó kó wá je oúnjẹ tó dára dáda tó jé oúnjẹ tí máa ń sanra ní oore ni. Mo fẹ́ràn kí n máa jẹ pọ́ọ̀pọ̀ lápọ̀jù. Ó wà lára àwọn ìgbádùn mi tí mo fẹ́ràn gan.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ṣe àtúnlò nǹkan. Tí mo bá rí pé mo ti lò nǹkan tán, mo máa fi pamọ́. Tí mo bá ti fi pamọ́, ìn wa á tún lò. Tí mo bá sa tí ri pé ó wúlò fún lílò ní ìgbà mi, mo ma ń tún lò. Èmi e fẹ́ kí n máa sọ nǹkan nu, nítorí pé kí ni? Kò da kí ẹyan máa sọ nǹkan nù. Mo máa ń tún nǹkan lò dáadáa. Boya bí ike tí mo bá fi jẹun, ìń fọ̀, ìń ṣi tún lò àbi boya bí ike tí mo bá fi mu omi, mo máa ń fọ̀, ì ń gbé kalẹ̀ pé yó wúlò. Ara nǹkan tí mo máa ń tún lò nìyẹn nítorí pé kí ni ó da lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ẹyan máa ṣe àtúnlò nǹkan kí ẹyan má máa sọ wọ́n nù nítorí pé yóò padà wúlò ní ọjọ́ mìíràn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Awẹ̀ àti ọdún iléyá torí pé kíni, gbo gba tà n bá ṣe àjọ̀dún ọ̀hun, gbogbo àwọn ará ilé tó wà ní írin àjò wọn o wá lé, gbogbo àwọn ẹbí àti mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ onikaluku won, wọn o wá lé padà, a jọ ṣe ọdún náà ni. Ọdún náà o sì dùn geẹ́rẹ́gẹ́ torí pé kíni, a tún máa ń pa eran nígbà ọdún, tá bá peran náà a fún àwọn èèyàn, wọ́n sì máa ń fún wa ni olude níbi iṣẹ́ wa tó bá di àjọ̀dún náà. Àjọ̀dún ti mo fẹ́ràn jù lọ́nà náà nu, àjọ̀dún ọdún iléyá àti àjọ̀dún ọdún àwẹ̀

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a jó, mo sì mo ijó ju dáadáa nítorí pé kíní àti kékeré mi nilẹ̀ mo ti máa ń jó. Kódà ìgbà kan bẹ́ tó jẹ́ wipé mo lọ síbi àyájọ́ eré jó tó jẹ́ wipé mo sì gba ẹ̀bùn wálé. Látì kékeré náà mo ti máa ń jó. Kódà tí n bá lọ sí eré alẹ́ tí mo lo klọ́ọ̀pù kan mo máa ń jó dáadáa. Mo sì-- àwọn ọ̀rẹ́ mi náà mọ̀ mí pé ènìyí ò, ẹni tí ń máa ń jó ni. Kò sí ibi tí mi ti lè jó, tó bá ti dé pé ọ̀rọ̀ jó ni, kò sí ni kọ́ n maa pé mi, wọ́n mọ̀ pé ń jó fún wọn dáadáa. Mo fẹ́ràn kí n má a jó, ó sì ti pẹ́ àti kékeré mi naa mo ti ń jó. Kódà tí mo fi dàgbà yìí náà mo lè wọ́ dá wa nu ile tó yẹ́ pé yín máa ń bo ni, hín sì máa ń dá jó nínú ilé.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń pàdé ẹ̀ ládá nítorí pé kí ni tí mo bá fẹ́ ṣí ní, tí mo bá ní àfojúsùn títà mi, mo máa ń pe àwọn oníbàárà mi pé, "Ẹ wá o, ọjà baa bayii, ni ń ta fún yin ni iye baa bayii, yín wà díǹkù díẹ̀." Tí mo bá ṣe díǹkù, gbogbo àwọn tí ara oníbàárà mi, gbogbo wọn ni ó wá bá mi rà, bí mo ṣe máa ń ṣe, tí mo fi máa ń rí, tí mo fi máa ń rí pé pàdé àfojúsùn títà mi nù. Ṣùgbọ́n tí mo bá ṣe bẹ́ẹ̀, yóò le fún mi díẹ̀ láti ṣe àfojúsùn títà mi. Gbogbo àwọn oníbàárà mi náà ti mọ̀ pé tí mo bá ti pé wọ́n pé ọjà bayii wà nile tí mo ti fẹ́ ta ní e ba tún wọn, wọ́n ti mọ̀ pé mo ní àfojúsùn títà láti pàdé nù, àwọn náà sì wá bá mi rà ní iye náà tí mi ti tì ta tán.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ìrọrí tí mo máa ń lò, oríṣiríṣi ìrọrí nítorí pé kíni tí mo bá lo ìrọrí mi dáadáa, nǹkan tí mo bá fẹ́ ṣe eim tètè rí síi. Ṣùgbọ́n tí mi bá rí ìrọrí mi lò, nǹkan tí mo bá fẹ́ ṣe mò le má tètè rí síi. Nítorí náà ni mo fi máa ń lo ìrọrí tó pọ̀, tímbá lo ìrọrí tó pọ̀, nǹkan tí mo bá fẹ́ ṣe ein tètè rí se. Ọpọlọ mí ò tètè jí pẹ́ pe láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe, nítorí náà ó dára kí ẹ̀yan mọ lo ìrọrí tó pọ̀ tí ẹ̀yan bá fẹ́ ṣe nǹkan.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀. Orílẹ̀ èdè wa gbogbo wa ni wọ́n fún ní nọ́mbà. Ó sì ó ń kalukú wá lásì ní nọ́mbà ta a mọ̀ lo bí i ní ìlú wa. O ní nọ́mbà tí a mọ̀ lo ní ibi bẹ́ẹ̀. Ìlú àwọn ọ̀rẹ́ mi náà o ní nọ́mbà tí wọ́n mọ̀ lò. Oní kalukú ní ìlú rẹ̀ ló ní nọ́mbà tí wọ́n mọ̀ lò. Nọ́mbà náà ni a sì mọ̀ fi dá, araoni kalukú mọ̀ fi dá ìlú rẹ̀ mọ̀. Nǹkan tí ìlú wa ṣe fún wa nu ó sì ṣe iwulo lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni gbogbo ìlú ni ó ní nọ́mbà. Gbogbo àwa ta ń gbé ìlú nà ní a sì ní nọ́mbà orílẹ̀ wa.

Ṣé o máa ń jẹ goọ́mù? Rárá o, èmi ò kí ń jẹ goọ́mù nítorí pé kí ni, mo nígbàgbo pé goọ́mù kì í ṣe nkan tí ọkùnrin má ń jẹ, àkọ́kọ́ nù. Mo tun wa nígbàgbo pé goọ́mù kì í ṣe, kò daa fún eyín. Gbogbo nkan tí èèyàn máa jẹ ẹ́ tó jẹ́ pé yóò máa jẹ́ kí eyín yan tí ò ní àlàáfíà, èémí máa ń ṣá fún pátápátá ni, ìdí nù tí èmi ò fẹ́ràn kí n máa jẹ gúọ́mù. Àti wípé gúọ́mù obìnrin la máa ti máa ń jẹ ju, ọkùnrin tó bá ń jẹ gúọ́mù kò mọ nǹkan tí ń ṣe ni, ìdí nù tí èmi ò kí n fi jẹ gúọ́mù. Koda tí mo bá jẹun ti okan bá n rín mi, yóò wù mí, imo wù mí kí n lá swi ti ju kí n sọ pé mo fẹ́ jẹ gúọ́mù lọ.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni pé tó bá ti di òpin ọ̀sẹ̀ mi kì í jáde lọ ibi kankan. Èmi àti àwọn ẹbí mi, àjọ máa wà ni. Bá bá jọ wà, a jọ jẹun. Ta bá ti jo jẹun, a jọ máa sọ̀rọ̀, a jọ wo fíìmù. Ta bá ti jọ wo fíìmù, ìgbà mí nbe to je pé tówo bá wa lọ̀wo mí dáadáa, a jọ jáde lọ, a jọ ṣeré jáde. Tí a bá ṣeré jáde, a le jẹ, káàmu níbi tí a bá lọ. Ìgbà mí mọ̀ pé kíkan tí a bá jáde, a lọ wo eré orí ìtàgé eyí tí wọ́n ń pè ní sinimá. Tí a bá sì tẹ padà, wọ́n bá ku wa, a sì padà sílé, a sì máa ṣeré. Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ni nítorí pé mo ní ìgbàgbọ́ pé ẹbí dára, àwọn ni èèyàn àkọ́kọ́ tó fẹ́ràn eeyan jùlọ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù lọ? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni àkàrà òyìnbó. Mo fẹ́ràn kí n máa jẹ gan, mo sì nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n èmi i jẹ́ ní àjẹjù, tí ń bá ti jẹun tán nígbà mí tí mo máa sábà ni nínú fíríjì mi, oun ní ń kó mú jẹ, àbí tó bá jẹ́ pé ẹbí ń pa mí tí mo sì fẹ́ tètè wá nǹkan jẹ, àkàrà òyìnbó mi mo mọ̀ tètè jẹ. Tí bá ti jẹ́ tí mo mú omi síi, àbí tí mo mú nǹkan ẹlẹ́rìndòdò síi, ọ̀kán mi ti ba nú, ó wà lára nǹkan tí mo fẹ́ràn jù láti máa jẹ tí ebí bá ti ń pa mí.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Bí mo ṣe ń mọ, èmi o-- mi èmi se eni tó fẹ́ràn láti máa di ẹrù púpọ̀ fún ìrìnàjò. Tí mo bá ti gbé báàgì kan, ó ti tó mi. Màá ro ra mu bíi aṣọ kan àbí aṣọ méjì. Màá sì kó gba ǹkan tí mo bá nílò, màá kó sínu báàgì náà. Tí mo bá ti kó gba ǹkan tí mo bá nílò sínú báàgì náà, tó bá ti kún dáadáa, ó ti tán nu. Mi fẹ́ràn kí n máa ṣe àkópò púpọ̀ ju nínú ìrìnàjò mi nítorí pé kíni, tí bá ṣe àkópò púpọ̀ ju, èmi náà ní máa di ẹrù náà mayá káàkiri. Idi nìyẹn ni mo fẹ́ràn kí n máa lo báàgì eyokan péré. Tí n bá ti dé ibi tí mo ń lọ, aṣọ ìwọ́lẹ̀ mi yóò ti wà nínú báàgì mi. Aṣọ imurede náà yóò ti wà ń bẹ́ẹ̀, kò ní ju méjì àbí mẹ́ta lọ. Nítorí náà, mo mọ̀ bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò mi. Màá ṣe tí ó jẹ́ kékeré ni, tí ó pè kò ní ju agbára mi lọ láti máa gbé káàkiri.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi sì ń wò bó ti yẹ kó wò nítorí pé kí ni, mo máa ń lo para tó dára dáadáa, mo sì máa ń lo gbogbo ǹkan tó yẹ kí n lo sójú tí ó fi mú ojú yẹn dára, tí ó fi gun rege. Ojú mi gurege gan, kódà tí àwọn èèyàn bá rí mi níta, wọ́n máa ń béèrè lọ́wọ́ mi pé irú para wo ni mò ń lò sí ojú mi tó fi dára dáadáa. Yín wa sọ fún wọn pé à, òrí náà mo máa ń lò fún ojú mi, òrí náà sì bà mí lára mú dáadáa, tí n bá lò ọjú mi máa ń dán ni.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé tí mo bá rí pé àwọn iṣẹ́ kan wà tó je pé ó ti fẹ́ bọ̀ mọ́ mi lọ́wọ́, màá kọ wọ́n kalẹ̀. Tí mo bá ti wá kọ wọ́n kalẹ̀, àwon tó bá jẹ́ kí n tètè parí, òní màá kọ́ ọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe. Tí mo bá ti parí wọn, àwọn tó tẹ̀lé náà, ń ṣe wọn. Bí mo ṣe máa ń ṣe wọn nu, màá sì rí i dájú pé mo tètè yára ṣe àwọn iṣẹ́ un so that àsìkò ò ní bọ̀ mo mi lowo. Bí mo ṣe máa ń kojú àwọn àsìkò ìparí iṣẹ́ mi náà. Àkọ́kọ̀ ni yen. Èkejì ni wípé tí n báti rí pé iṣẹ́ tí fẹ́ parí bo ya bi oti ku boya bi ọjọ́ mẹ́ta, mẹ́rin emi ati tètè máa ṣe wọ́n. Kò ní bá bu mí lọ́wọ́ sẹ́yìn bí mo ṣe máa ń ṣe ẹ́ nu.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ni wípé tí n bá fẹ́ ta ọjà kan tí mo sì rí pé mo ti ní àwọn oníbàárà àbí tí mo ti rí ẹni àwọn oníbàárà, màá rí wípé iye tí màá ta yóò wálẹ̀ díẹ̀ sí iye tí àwọn ìyókù ń ta. Tí àwon eeyan bá sì rí pé iye tí mò ń ta ó tún díwó sí kan tí àwọn ìyókù ń ta, àwọn ènìyàn ó fẹ́ rà á ní ọwọ́ mi. Àkọ́kọ́ náà. Èkéji ni wípé ọwọ́ ọjà mi náà tí mo bá ti fẹ́ tà wọ́n mọ́, post ẹ sí social media tó jẹ́ pé àwọn ènìyàn ó ríi. Tí àyàn bá ti rí i, ni n ó asọ fún wọn wípé iye tí mò ń ta ni, wípé mò ń ṣe promo sales. Tí mo bá ti sọ fún àwọn èyàn bẹ́ẹ̀, àwọn èyàn ó fẹ́ rajà ní ọwọ́ mi. Ọgbọ́n tí mo máa ń lò nù. Tí mo bá ti fẹ́ tajà tó wà lọ́wọ́ mi, àwọn ìlànà yìí ni mo gbé kalẹ̀ tí màá fẹ́ tajà ní kíákíá. Ìlànà yìí ó sì ti ràn mí lọ́wọ́ dáadáa tí bàá tí fẹ́ ta àwọn ọjà mi, bó ṣe máa ń tà wọ́n ni, yí sì tà gbogbo àwọn ọjà mi tán ní kíákíá.

Báwo ni wọ́n ṣé máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Bí wọ́n ṣe bá ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe ni pé tí iṣẹ́ àkànṣe náà tó bá ti kún boya bí ọ̀sẹ̀ kan ní ti pé èmi, èmi ni kan ó lè dáṣẹ́ iṣẹ́ àkànṣe. Ní ti pé àwọn èèyàn tí mo rò pé won lè jọ bá mi ṣẹ́ tí n bá ti pè wọ́n papọ̀. A jọ ṣè pàdé, tí a bá ti wá jọ ṣè pàdé náà tán, a wà lá ìlànà ta fẹ́ là pé Ọnkalú kú báyi báyì, ǹkan tí iwò ó dì mú ni? Ọnkalú kú báì báì, ǹkẹ́ tí wò dì mú ni? Ọnkalú kú báyì báyì, ǹkan tí iwò ó ṣe ni? Ta bá ti parí ìpàdé hun tán, a wà fún Ọnkalú ní iṣẹ́ tí ó lọ ṣe. Tó bá di boyá bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ àkànṣe iṣẹ́ náà, a tún wá pàdé padà. Ta bá ti wá pàdé, Ọnkalú ó sọ gbogbo ǹkan tó ti ṣe, Ọnkalú ó sọ gbogbo ǹkan tó ti ṣe. Tó bá ní, tó bá níìdi ìranlọ́wọ́, wón sọ, tó ń bá sì níìdi ìranlọ́wọ́ náà, wón sọ. Ta bá ti wá jọ forí kóri tà jọ́ sọ̀rọ̀ hún tán, tó bá ti wá di ọjọ́ àkànṣe iṣẹ́ hún gangan náà, ta bá ti wá ríra wa, a kọ́kọ́ ṣe ìpàdé láàárọ̀ ká tó bẹ̀rẹ̀. A ti sọ fún Ọnkalú pé, kú pé ìbí tó yẹ tí iwò ó dì mú nìyí, ìbí tó, tó, tí iwò ó dì mú nìyí Ọnkalú ó ti mọ iṣẹ́ tó fẹ́ ṣe ní ọjọ́ àkànṣe iṣẹ́ náà. Ọ̀nà tí mo máa ń gbe gbà nù, tí bá ti ní àkànṣe iṣẹ́ tí ó fi lọ ní ìrọ̀wọ́-rọ̀se tó jẹ́ pé kò ní sì wà lá kankan, tó jẹ́ pé gbogbo inú àwọn èèyàn tó bá wá síbi àkànṣe iṣẹ́ náà inú won yóò dùn pé, àwọn rí bí i kan wá.

Báwo ni mọ ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó tí n bá gbà lẹ́nu iṣẹ́ mi, ó ṣe pàtàkì osi se kókó sí i. Tí n bá ti gba owó iṣẹ́ mi, màá kókó yọ iye díẹ̀ ń bẹ tí màá fi sínú òṣùwọ̀n ìpamọ́ mi nítorí pe mo ní ìgbàgbọ́ wipé ó dára ke ẹyan máa fowó pamọ́ nítorí ọjọ́ tí èèyàn o bá ní abí torí ọjọ́ tí èèyàn bá nílò rẹ̀ ní kíákíá. Tí n bá ṣèyún tán, màá tún mú díẹ̀ ń bẹ, màá fi ra oúnjẹ sílé. Ti n bá ti fi ra oúnjẹ sílé, èyí tó bá kú, ohun ní mọ̀ nà díẹ̀díẹ̀ tí oṣù mi yóò fi dé. Mo ní ìgbàgbọ́ nínú kí ẹ̀yan ma fi owó pamọ́ nítorí pé tí ẹ̀yan bá fowó pamọ́, eyan o pada de bá lọ́jọ́ tí ìwúlò rẹ̀ bá dé. Kò dáa kí ẹ̀yan mo ná gbogbo owó iṣẹ́ tán. Bí mo ṣe máa ń ṣe ẹ́ nù, mo máa ń yà sí ọ̀nà mẹ́ta ni. Ọ̀kan ó jẹ́ fún fífi pamọ́, ọ̀kan ó jẹ́ fún láti fi ra àwọn nǹkan sílé, àwọn nǹkan tí èèyàn bá nílò. Kẹ́ta, yóòku o jẹ́ èyí tí n mọ̀ nà tí mọ̀nà lọ́ bi se lọ́ tí n mọ̀nà bọ̀ àti èyí tí mọ̀nà tí owó oṣù mi tí yóò fi dé.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn dáadáa. Ara ìrànwọ́ òhùn tí mo máa ń lò ni Siri lórí fóònù iPhone mi. Tí mo bá ti fẹ́ ṣe nǹkan tí mo sì rí pé mi sì bí fóònù mi kò sí ní ọwọ́ mi, tí mo bá ti pe Siri pé kó bá mi ṣe nǹkan báìbái, yóò sì bá mi ṣe. Àti pé náà, ó tún ní app kan lórí fóònù mi tó jẹ́ pé òun náà ìrànwọ́ òhùn ni. Òun náà tí mo bá ti set ẹ̀ káàlẹ̀ sórí fóònù mi, tí mo bá fẹ́ ṣe nǹkan tí mi sì fẹ́ súnmọ́ ibi tí fóònù wà, tí mo bá ti pe orúkọ áàpù òun náà, yóò, yóò dá mi lóhùn. Tó jẹ́ pé yóò bá mi ṣe ohun tí mo bá fẹ́ ṣe ni lórí fóònù. Ẹ̀rọ ìrànwọ́ òhùn, nǹkan tó dára dára ni. Tó sì jẹ́ kí, tó sì jẹ́, tó sì jẹ́ kí títẹ fóònù kó, kó, kó dára lọ́wọ́ èèyàn àti pé ó jẹ́ kí gbogbo ẹ̀wọ̀n kan kó máa rọrùn fún èèyàn. Nǹkan tí technology tó ti ṣe fún wa nu. Yóò sì wù mí kí, kí inú u kó kárí dáda fún àwọn èèyàn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a bá ti ń gun kẹ̀kẹ́. A ti kékeré mo ti bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́ nítorí pé kí ni ìgbà kékeré mi tí bàbá mi tó bá mi ra kẹ̀kẹ́. Ó níbi kan tí a ti lọ máa rent kẹ̀kẹ́, tí a bá ti rent ẹ̀, a lè rent e láti aaro, to jẹ́ pé ale láto gbe dé. Ibí ti mo ti bẹ̀rẹ̀ sí ní gun kẹ̀kẹ́ náà, mo sun ile ọ̀rẹ́ kan náà tó oun naa ni kẹ̀kẹ́, mo maa ń lọ sí ilé wọn dáadáa, a lọ gun kẹ̀kẹ́. Ìgbà tó yá ni bàbá temí náà bá mi ra kẹ̀kẹ́. Ìgbà tí o bá mi ra kẹ̀kẹ́, mo lọ yá kẹ̀kẹ́ mo àti ìgbà náà ni mo ti ń gun kẹ̀kẹ́ to jẹ pé èmi ni mo ní. Ko sì gba ti ń le gun kẹ̀kẹ́ oun, kódà awọ́n obi mi maa n fi rán mi lọ ra nǹkan nígbà mí tí wọ́n fi rán mi níṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ gan, mo sì gun dáadáa nígbà tí mo wá kékeré. Di sin yìí gan mo sì mo n gun nítorí pé kí ni nnkan tí ẹeyan bá ti moo ṣe, kii kúrò ní ọwọ́ ẹ̀yan.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ti n bá rán tí mo lọ rí dókítà ni ọjọ́ Monday, torí pé tí n bá ti rí pé ara mi ò ṣe dáadáa, emi maa n lọ rí dókítà mi ni. Lọ́jọ́ tí mo lọ rí dókítà, kí ló mú mi ni wípé mo ní ọna fún dùn mi. Mo wá lọ rí dókítà, wọ́n wá ṣe àwọn ayewọ̀ kankan fún mi. Ìgbà tí wọ́n ṣàyè àwọn ayewọ̀ fún mi, wọ́n fún mi ní òògùn pé kí n máa lò ó, kí n sì máa mu omi gbóná. Àti ìgbà un ni mo bẹ̀rẹ̀ sí ní lò òògùn tí mo ti bẹ̀rẹ̀ sí ní mu omi gbóná. Òní yìí ni ó pé ọjọ́ méje tí mo lọ rí dókítà ní ilé ìwòsàn. Mo máa ń lọ rí dókítà dáadáa tí n bá tì ní ǹkan tí ń se mi ní àgọ́ ara, torí pé mo ní ìgbàgbọ́ pé ìlera lọ́rọ̀ tí nkan bá ti ṣẹ́ eniyan, kí eniyan lọ rí dókítà ni kí ẹniyan máa fi falẹ̀ rárá.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran kí mọ̀ se ìpàdé lórí fóònù nítorí pé kí ni ìpàdé fóònù? Ìpàdé tí ó ya ni, kò ní sí wàlà, kò ní sí nǹkan kan. Nígbà, nígbà mìíràn Zoom app la máa ń lò tí a bá fẹ́ ṣe ìpàdé lórí fóònù. Ara nǹkan tí ìpàdé fóònù fi dá ni pé kò sí jẹ́gẹ́jẹ́gẹ́ pé òun lọ ibi ìpàdé kan àbí kí àbí nǹkan mìíràn. Tí o bá kàn tí mú fóònù rẹ tó mú jáde tó wọnú Zoom app ọ bẹ̀rẹ̀ ìpàdé rẹ ni. Ẹ̀kọkọ́ nù, ẹkéjì ni wípé gbogbo ẹni tí a bá dán sí ìpàdé òun, ẹ jọ mọ ríra yín lórí fóònù ni kì í ṣe wípé yá o rí ẹni kan àbí o nílẹ̀ ẹni kan. Ṣùgbọ́n tí o ò bá fẹ́ kí wọn rí ọ náà o lè ṣe síbẹ̀ tó ẹ pé mò nìlú ọ̀tọ̀ọ́ pé wón kàn máa gbọ́ ohùn rẹ ni. Nǹkan tí èèbó ti ṣayé dọ́ ni, èèbó ti ṣayé di ìrọ̀rùn. Mo fẹ́ran kí mọ̀ ṣe ìpàdé lórí fóònù dáradára. Kódà mo ṣì ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ran rẹ gan. Kódà mo wà nínú ẹgbẹ́ ara-- ẹgbẹ́ yìí tí mo wà ni mo wà ní ẹgbẹ́ Manchester United. Kò sí gbà kan to ń wa, tí ń lọ, tí bọ́ọ̀lù wọn wà tí mi ò ní lọ wò. Ṣùgbọ́n o, mo mọ pé wọ́n má ń sábà lù wá, ṣùgbọ́n mi ò fi wọ́n sílẹ̀. Mo nífẹ̀ẹ́ wọn gan. Àwọn gàn ló jẹ́ kí n máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nítorí pé kíni àti kékeré mo ti bẹ̀rẹ̀ sí ní wo ẹgbẹ́ eré ìdárayá Manchester United. Mo ti fi dàgbà dé bi tí mo dàgbà dé yìí, mi ò fi wọ́n sílẹ̀. Kódà bó ti ẹ́ jẹ́ wipé wọn ò pa, wọn ò pa dáadáa mọ bí ti tẹ́lẹ̀.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí? Bẹ́ẹ̀ ni mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí, nítorí pé mo rántí ìgbà kan tí mò ń lọ sí ìlú kan tí mi ò sì mọ̀ bí n ṣe dé ibi bẹ̀. Àwọn tí wọ́n ń ṣètò èrò ni mo lọ bá, mo sì sọ fún wọn pé ìlú báìbàí mò ń lọ. Àwọn náà sọ fún mi bí màá ṣe rí ìrìnàjò mi. Ọjọ́ náà náà sì ni àwọn náà wọ́n sọ ibi tí màá ti gun ọkọ̀. Àwọn náà jẹ́ kí ìrìnàjò mi kó lọ ní ìrọwọ́ rẹ̀ ṣe. Kódà tí ń bá, kódà mo sì ní number wọn dì sí n, tí n bá ní ibi tí mò ń lọ tí òye mi, awọn ni mò ń pè, kan ràn mí ní ọwọ́.

Báwo ni o ṣe máa rí lílo àkọ́kọ́ nígbà tí o bá wà nínú ìlà? Tí n bá wà nínú ìlà, èmi fẹ́ kí n kọjá ìlà, n dúró sí ẹ̀yìn ẹni tí mo bá wà ní. Tí mo bá ti rí pé kò tí ì kan mi, mi ò ní sọ pé mo fẹ́ lọ síwájú tàbí kí n lọ sí iwájú ẹni tí ó kàn. N dúró sí ẹ̀yìn ẹni tí ó kàn ni. Pá sì ni kan ni, n ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Mi ò fẹ́ràn kí n máa lọ wájú ìlà nítorí pé kí ni? Mo ní ìgbagbọ pé kò dáa. Mo sì ní ìgbagbọ pé ìyànjẹ ni ó jẹ. Kò si, kò si dára tó kí ọmọ ènìyàn kó mọ yan ra wọn jẹ. Nítorí bẹ́ẹ̀ gẹ́ ni mo fẹ́ràn kí n máa dúró ní orí ìlà. Èmi o fẹ́ kí n kọjá ní orí ìlà tí ó bá ti kan mi.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún ni oṣù September. Kí nìdí tí mo ti fẹ́ràn rẹ̀? Ọlá pé oṣù tí wọ́n bí mi nu. Nítorí náà, mo fẹ́ràn kí oṣù kó bá mi ní ayé. Ṣùgbọ́n ó ń ke ṣe pé mo máa ń sábà ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Mi ò sábà ṣe, ìgbà mí tí màá ṣe náà, mo máa ń rà á mọ́ ṣe ní kékeré ni. Ṣùgbọ́n ó wà nínú oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún. Mo máa ń gba dúrà kún lọ́ jẹ́ kó bá mi ní ayé, kó sì bá mi ní ààyè nítorí pé kí ni ọjọ́ náà, ọjọ́ tó ṣe pàtàkì sí mi jù lọ nínú gbogbo ọjọ́ ayé ni. Ìdí náà tí oṣù náà tó ṣe pàtàkì sí mi náà ni. Mo máa ń fẹ́ kó bá mi ní ayé, kó sì bá mi ní àlàáfíà.

Báwo ni mo se máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Bii mo se máa ń bọwọ́ àwọn ènìyàn ni pé tí bá ti rí ẹni tí mo mọ rí mo máa ń nawọ́ sí wọn. Tí bá sì nawọ́ sí wọn, mà á nawọ́ àlàáfíà sí wọn, mà á nawọ́ ọ̀tún sí wọn. Tí bá si nawọ́ ọ̀tún sí wọn, a jó kírawà. Ẹni tó bá jẹ́ pé ẹni tí a jọ jẹ́ ẹgbẹ́ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ojú mi lọ ní, èmi ni kọ́kọ́ nawọ́ sí wọn. N ma-retí kí wọ́n nawọ́ sí mi, n kọ́kọ́ kí wọn ni. To bá nawọ́ sí mi, n wà nawọ́ sí wọn padà. Bimo ṣe máa ń gba ọwọ́ nù. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó jẹ pe gbẹ́ ni wá, a lè jọ nawọ́ sírawà, tá sì kírawà pẹ̀lú ọwọ́ ọ̀tún mi. Báwo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn nìyẹn. Kò sí owó eyan tí mi lè gbà.

Kòkò ẹ́kọ́ wo ni o fẹ́ràn jù nígbà, nígbà ìwé? Kòkò ẹ́kọ́ tí mo fẹ́ràn jù ni Social Study, nítorí pé kíni òun ni ó máa ń sọ nípa gbogbo ǹkan tó wà ní àyíká wa. Mo fẹ́ràn rẹ̀ jùlọ nítorí pé tí bá, tí a bá ṣe, emiì máa ń gba, emì máa ń gbégbóoró ké níbẹ̀. Àwọn ọ̀gá mi sì ti mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ràn jùlọ ni àti máa ṣe nu. Mi sì fi n ṣeré gbogbo gbá ta bá ti níṣẹ̀ ọ̀ún, èmi i ṣere rara, mo máa ń fẹ́ gbọ́ ǹkan tí wọ́n bá kọ́ mi níbẹ̀, mo máa ń fẹ́ gbọ́ yé ni. Nítorí náà mo fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ràn kòkò ẹ́ko Social Study gidi gan. Mo sì máa ń, mo sì máa ń lọ sí kíláàsì rẹ̀ gan. Èmi fẹ́ kí kíláàsì rẹ̀ kó fò mí rú rara àti rara.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ nítorí pé kí ni? Mo èmi jẹ́ ẹsẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ láti máa sáré púpọ̀ jù nítorí pé eré púpọ̀ jù ní sí sá kò tiẹ ẹ̀dá rara. Tí mo bá ti rí pé mo wà ní ojú pópó to jẹ pé mo ti fẹ́ máa sáré púpọ̀ jù, èmi náà ni ń pe ra mi sá kéè sí i pé wá o, ẹ sì fẹ́ máa sáré púpọ̀ jù. Tí mo bá ti pe ra mi sá kéèkì sì, inyìǹ kalẹ̀. Nítorí náà gbogbo àwọn ǹkan tí wọ́n ń kọ sí ojú pópó náà pé má sáré o, má ṣe báì báì, ìye ere báì báì ni o sá, mo máa ń tẹ̀lé dáadáa. Nítorí pé kí ni? Mo jẹ́ ẹni tí máa ń tẹ̀lé òfin, mo sì mọ̀ pé kí èèyàn má sáré kéè ṣe ǹkan tó dára rárá.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá o. Kò sí ọjọ́ kan tíì mi n lo ẹ̀rọ ayárabíàṣá mi nítorí pé kíni o mọ wà pẹ̀lú mi ní gbogbo ìgbà ni. Kóda méjì gan ni mo ní, kóda tí ikan bá bàjẹ́, ìkejì máa tètè mú u, màá mọ fi ṣe iṣẹ́, màá mọ fi se nkan tí n ba fẹ́ ṣe. Nítorí náà mi kò ì dúró lílò rẹ̀ rí nítorí pé kíni ó ti di, ó ti di ǹkan tó wà ní ara mi tó jẹ́ pé tí mo bá rí mi léṣe.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi, tí a bá fẹ́ ní ìsinmi oúnjẹ ọ̀sán níbi iṣẹ́, wákàtí kan la máa ń fi ní ìsinmi oúnjẹ. Nítorí pé kìni wọn máa ń fún wa láàyè dáadáa tí a bá jẹ oúnjẹ tán wọn sì fún wa láàyè ká ṣe eré díẹ̀ ká fi lè bá fi ọpọlọ wa lélẹ̀ fún gbogbo iṣẹ́ tí a ti ń ṣe bọ̀ láti àárọ̀. Nítorí náà nínú ilé iṣẹ́ wa mo nífẹ̀ẹ́ wọn nítorí pé wọ́n máa ń fún wa ní ààyè ìsinmi dáadáa. Wákàtí kan nkàn tí a fi ṣe pọ̀, a fi jẹun, a fi sinmi, àsi fi ṣe àwọn nǹkan tó yẹ ká fi ṣe kí a tó wọlé sí ẹnu iṣẹ́ padà. Ìgbà tí a bá ti wọlé sí ẹnu iṣẹ́ padà, ara wa ó tu ti yá gágá láti ṣe iṣẹ́ mìíràn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ní oṣù December ni a ṣe ìgbékalẹ̀ iṣẹ́ kan ní ibi iṣẹ́ wa. Nítorí pé kí ni gbogbo oṣù December là máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ láàárín wa. Wọ́n máa fún wa ní nǹkan tá a ṣe ṣẹ́ lórí. Tí a bá ti fún ní nǹkan tá a siṣẹ́ lórí, tí a bá ti parí rẹ̀, a á sọ̀ ọ́ nípa èyí níwájú gbogbo àwọn ènìyàn bá ti máa ṣe ìgbékalẹ̀ iṣẹ́ wa nù. Ka tó sọ̀ ọ́ ní gbogbo ní àárín àwọn ènìyàn, ọ̀ńkà lókú yóò ti lọ wọ, yóò ti lọ ṣe practice rẹ̀. To jẹ́ pé gbogbo ohun kan tó bá fẹ́ sọ, yóò ti ye kí ó tó sọ̀ rọ́ níwájú àwọn ọ̀gá bá ti máa ṣe ìgbékalẹ̀ iṣẹ́ wa nù ní ibi iṣẹ́ wa.

Irú kọ̀npútà wò ní ò ní? Kọ̀mpútà tí mo ní tí mo máa ń lò òun ni laptop kọ̀mpútà. Torí pé kí ni? Òun ló pẹlẹbẹ, ló si se, ló si ṣe, ló si ṣe gbé káàkiri. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kí n tó ra laptop kọ̀mpútà, desktop ni mo máa ń lò tó jẹ́ pé ilé l'òun máa ń wà. Àmọ́ kíi jẹ́ kí iṣẹ́ mi yá torí pé tí n bá fẹ́ ṣe iṣẹ́ mii ní ibi iṣẹ́ àbí ní ibòmíràn, màá ní láti kókó dé ile kin tó lè ṣiṣẹ́. Kíi fún mi ní àǹfààní láti ṣiṣẹ́ ní gbogbo ibi tí mo bá wà. Kò pé kò jinna rẹ̀ tí mo rí pé kíni yìí ń dá iṣẹ́ mí dúró, ni mo tu owó jọ, ni mo ra laptop kọ̀mpútà. Laptop kọ̀mpútà tí mo sì ra òun ni Dell. Òun sì pẹlẹbẹ dáadáa tó jẹ́ pé o fúyẹ́ lọ́wọ́. Kò sí ibi tí mii lè gbé lọ tí n bá ti ń lọ ibi iṣẹ́, o máa wà nínú ọkọ̀ mi ní àbí ibi tí mo bá n lọ, o máa n wà nínú ọkọ̀ mi. Torí tí mo bá ti ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá kan gbé nínú ọkọ̀, màá sì fi ṣe ǹkan tí mo bá fẹ́ ṣe.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ti bá rántí ìgbà tí mo kẹ́yìn sunkún, o ti pẹ́ díẹ̀, ìgbà kékeré mi si ni. Mo wà ní ọmọ ọdún mọ́kànlá nígbà n. Ìgbà tí bàbá mi kú ni, o dùn mi gan torí pé kí ni, ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́, wọ́n sì ti n tó sunmọ́ mi. Ìgbà náà mo si sunkún kẹ́yìn, àti ìgbà náà ko sí ǹkan tó lè mú mi tí ó fi mi sunkún. Ojú mi ti dá wá, ìgbà kékeré mi tí bàbá mi kú, ìgbà nìkan náà ni mo sunkún.

Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn ní ọwọ́? Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lówó, tẹ́ awon eyan bá bá mí pé àwọn nílò ìrànlọ́wọ́ mi, tí mo bá ní lágbára ni màá ṣe èmi ò kí ń ṣe ju agbára mi lọ. Káà sọ pé èèyàn wá bá mi ní pé ọ́un nílò ẹgbẹ̀rún márùn-ún fún nǹkan tó ń fẹ́ ṣe, tí mo bá rí pé owó tó wà lọ́wọ́ mi kò ju ẹgbẹ̀rún márùn-ún lọ̀, màá dáa sí méjì, màá fún un ní ẹgbẹ̀rún méjì àtàbọ̀ owo yòókù, màá sì múdáni ní kí ẹ̀miná fi lò ó, kí ẹ̀miná fi ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Bí mo ṣe máa ń ràn yàn lọ́wọ́ nu. Àbí tí mo bá ti rí pé èèyàn ní ń jẹ nílẹ̀ láti jẹun, tí mo sì ní oúnjẹ tí mo lè fún ẹni náà, màá bú oúnjẹ fún ẹni náà kó lọ jẹ, èmi ó sì wá oúnjẹ mìíràn tí màá jẹ. Mo fẹ́ràn láti máa ràn yàn lọ́wọ́ dáadáa, ṣùgbọ́n èmi fẹ́ kó jẹ́ pé màá ràn yàn lọ́wọ́ tí ó fẹ́ pa mí ní ara.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Bí mo ṣe wà yìí, mo jẹ́ ẹni tó jẹ́ pé tó bá ti di ọ̀rọ̀ ìṣòwò, máa ń farabalẹ̀ bá àwọn tó bá di oníbàárà, máa ń farabalẹ̀ bá wọn sọ̀rọ̀ ni. Mo sì máa ń pọn wọ́n lé dáadáa. Tí wọ́n bá sọ fún mi pé ọjà bayii iyé bayi bayi ní àwọn fẹ́ rà, tí màá rí pé kò gba iye tí wọ́n fẹ́ rà, ń bee wọ́n pé ki won dàkun bá mi fi owó kun díẹ̀. Tó jẹ́ pé ẹ̀mi àti wọn á jọ ní inádúrà lórí ọjà tí wọ́n bá fẹ́ rà. Tó jẹ́ pé yóò inú tí wọn yo dun inú tèmi náà tí mo fẹ́ tàjà náà, yóò sì dùn dáadáa. Mo nífẹ̀ẹ́ sí kí n mọ bá àwọn oníbàárà, kí n mọ bá wọn ṣe dáadáa. Nítorí pé tí ẹ̀mi bá bá wọn ṣe dáadáa, wọ́n ó lè máa wá lodo mi láti wá ra ọjà ní ọwọ́ ènìyàn. Bẹ́ẹ̀ lo ṣe dá kí eyan mọ ṣe. Nítorí pé kí ni ìpolówó ọjà ni àgúnmọ̀wọ̀. Àwọn tí ó sì bá eyan rajà wọ̀ ni àwọn oníbàárà. Yóò dà kí ẹ̀ mọ tọ́jú wọn dáadáa.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayarabiasa tuntun? Nígbà tí mo máa ra ayarabiasa tuntun ni nígbà tí èyí tí mò ń lò tó bá ti bàjẹ́ àbí tó jẹ́ pé nǹkan ṣe mí ṣe létúnsi mọ́ ní n nílò láti lọ ra ẹ̀rọ ayarabiasa tuntun mi. Ṣùgbọ́n tí ó bá ṣe bẹ́ẹ̀ jẹ́ tí ǹkankan ò ṣe, mo máa lò èyí tó wà lówó mi ni. Mo rántí pé èyí tí mo ra kányìn, ọdún tó lọ ni mo rà á, ní ọdún January ni mo rà á. Kì í ṣe pé nǹkankan ṣe èyí tí mò ń lò tẹ́lẹ̀ mo kàn fẹ́ fi kún, kó lè bá a di méjì ní ọwọ́ mi ni. Ẹ̀rọ ayarabiasa ó wúlò gan-an fún ọmọ ènìyàn tí eyan bá fẹ́ mọ̀ se ǹkan lórí ayarabiasa, ǹkan tí a ń pè ní Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní àgbàlójù? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlójù. Àgbàlà wa, àgbàlà tó tóbi púpọ̀ ni géẹbẹ̀ tó jẹ́ pé kò sí ǹkan tí a o gbìn síbẹ̀. Tóji bá rọ, òjò máa ń rọ̀ sí àgbàlà wa nítorí pé kíni ayé wà dáadáa tí òjò máa ń rọ̀ sí tó pé gan. Nígbà mí tójú bá ń rọ, a máa ń gbe omi tí a máa ń mu, omi òjò nítorí pé kíni ẹ̀eyan ní ìgbàgbọ́ pé omi òjò, omi àmútọ̀runwa tó sì dára rara tó sì mọ̀ ni. Àgbàlà wa tóbi, a sì máa ń gba òjò sí ibi bẹ̀.

Ṣé o máa ń ṣe àmójú dí ìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe imójú dí ìwọ̀n software mi. Mo sì máa ń ṣe é ní gbogbo ìgbà tí mo bá ti rí pé software tí mò ń lò o ti wà outdated tó jẹ́ pé mo need láti update rẹ̀. Gbogbo ìgbà ni mo máa ń ṣe mi fi sere rárá nitorí pé kíni tí n bá ṣe yóò jẹ́ kí àwọn ǹnkan tuntun tó bá software tuntun mi yóò bá wa sí fóònù mi àbí laptop mi tí mò ń lò. Tí mo bá ti rí pé ó ti to àsìkò tí máa ṣe imojudiwọ̀n àwọn software tó wà níbẹ̀. Màá tètè lọ ṣe wọ́n, tí mo bá ti ṣe wọ́n tán, mo máa n ríi wipé iṣẹ́ rẹ̀ náà yóò tún yàtọ̀, iṣẹ́ rẹ̀ ó sì ara dáadáa ju títẹ̀lẹ̀ lọ. Idini tí mi kì í fi n fi ṣere rárá.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo sì fẹ́ràn kí n mọ yà àwòrán dáradára. Kódà tí n bá lọ, tí bá jáde, tí mo lọ, tí mo lọ ibìkan, mo máa ń fẹ́ràn kí n mọ yà àwòrán ibi tí mo bá lọ. Àti kékeré náà mo sì bẹ̀rẹ̀ sí ní ya àwòrán nítorí pé kíni kíláàsì tí a wà, mo wà ní kíláàsì áàtì tó jẹ́ wí pé àyè gba wa láti máa ya àwòrán. Àti ìgbà náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní ya àwòrán. Ó jẹ́ wí pé tí n bá ya àwòrán báyìí, mo máa ń gbé kọ sí inú ilé mi ni. Kódà àwọn àwòrán tí mo yà nígbà kékeré tí mo sì wà ní ilé ìwé girama, ó ṣì wà ní inú ilé mi tí mo gbé kọ sí. Ó jẹ́ wí pé ó sì dára, ó sì rẹwà gan. Mi kì í fi ya àwòrán yíyà, mo, mi ń fi sere. Mo sì fẹ́ràn re lọ́pọ̀lọpọ̀ láti máa ya ní gbogbo igba tí mo bá jáde tí mo sì rí àwọn àwòrán tó wù mí láti ya.

Ibo ni o máa ń ra ǹkan? Ibi tí mo máa ti ń ra ǹkan mi, ó mọ, ó pọ̀ gan. Àkọ́kọ́ ni pé mo máa ń ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì eyun online, tí mo bá rí ǹkan tí mo fẹ́ràn jù láti rà, mo máa rà á bẹ́ẹ̀ tó jẹ́ pe wọ́n sì bá mi gbé wá lé. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni pé mo máa ń ra ǹkan ní bóyá ọjà àbí supermákẹ́tì. Tí mo bá lọ supermákẹ́tì, gbogbo ǹkan tí mo bá fẹ́ rà, màá rà wọ́n, ṣùgbọ́n àwọn ǹkan supermákẹ́tì wọ́n mọ́ wọn ju àwọn ǹkan ọjà lọ. Ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn kì í ta supermákẹ́tì tojẹ̀ pé ọjà ni wọ́n ti máa ń tà. Tí bá ti rí pé ọjà nìkan ni mo ti lè rí, i ni wulẹ̀ lọ supermákẹ́tì, n lọ sọ́jà ni. In tí mii fẹ́ràn kí mo lọ sí sọ́jà ni pé èrò máa ń pọ̀ lọ́jà díẹ̀, èmi ò sì ní ìfẹ́ sí ibi tí èrò bá ti pọ̀ púpọ̀ jù. Idí ni mò fi máa ń lọ supermákẹ́tì nítorí pé supermákẹ́tì ò ní bá èrò ń bẹ́ẹ̀, wà á sì ti ra ǹkan tí wà á rà, wà á kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tó wù mí kí n lọ fún ìsinmi ni, ó wù mí kí n lọ sí Maldives. Kí ló, kí ló dé tó fi mí wù ni pé àwọn ènìyàn tí ń sọ̀rọ̀ ọbẹ̀ dáadáa wí pé ìlú náà ó rẹwà púpọ̀ jù. Ṣùgbọ́n mi ò tíì ní àgbará rẹ̀ báyibáyìí. Ṣùgbọ́n ibi tó wù mí ni. Mo ti ń dá owó rẹ̀. Mo sì ní ìgbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà owó rẹ̀ yóò pé. Tí owó rẹ̀ bá ti sì pé, n lọ sí ìlú náà, n lọ wo bí orílẹ̀-èdè náà ṣe rí pẹ̀lú gbogbo àwọn ohun mèremère tó wà níbẹ̀. Wọ́n royín pé àwọn nǹkan tó rẹwà pọ̀ pẹ́ níbẹ̀ dáadáa. N sì lé dúró láti lọ síbẹ̀, láti lọ ya àwòrán mi níbẹ̀, n sì mo wálé padà. Mo, mo, mo, mo, mo, mo ní èrò pé láìpẹ́ láì jìnnà owó tí ń fi lọ sí ìlú náà yóò pé tí ń sì lọ fún ìsinmi ránpẹ́ níbi bẹ̀.

Ṣé etí rẹ dára? Bẹẹni, etí mi dára, ó sì dára dáadáa, mo sì mọ fi gbọ́nràn dáadáa, kò sì sí nǹkan tí mi lè fi gbọ́. Mo nígbàgbọ́ pé etí jẹ́ ara ǹkan tó ṣe pàtàkì nínú ara. Láìsí sí etí, kò sí ǹkan tí èèyàn lè gbọ́. Etí mi dára, ó sì mọ gbọ́ ǹkan dáadáa.

Ojo wo ninu ose ni o feran ju? Ojo ti mo feran ju ninu ose ni ojo Saturday ati Sunday. Nitori pe mo nigbagbo pe ojo isinmi lo je lenu ise. Ti eyan ba ti n sise lati Monday si jimoh, ojo Saturday ati Sunday ni eyan yo fi sinmi. Mo ma raye sere idaraya ni ojo hun. Mo si ma raye fun awon ebi mi dada, to je pe a o ba ara wa soro, a o gba ara wa niyanju to je pe a si gbadun ara wa. O wa lara awọn ojo ti mo feran. Mo si feran ki ojo nkán mo tete de nitori pe kini, nitori pe kini n yi raye sinmi dada kin to pada si ẹnu ise ni ose ti a tun mọ.

Báwo ni, báwo ni iwọ ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo mọ̀ pé kò sí ni ayé ta wá yii, kò sí ni èèyàn óò ní ìṣòro. Te èèyàn bá sì ní ìṣòro, èèyan gbudọ̀ kọjú rẹni. Te èèyàn bá kọjú rẹni, èèyàn ó lá ìṣòro náà já. Tí n bá ti ní ìṣòro tí ó ju ẹ̀mí mi lọ, mo lọ gbé bá àwọn tó jù mi ló ni kí wọ́n yanàná rẹ̀ fún mi bí n ṣe, ṣe bí n ṣe ṣe tí ń fi lá ìṣòro náà já. Tí n bá ti lọ bá wọn, ti n bá sì ṣàlàyé fún mi, mo ti ó ti yé mi náà nu. Tí n bá sì rí pé àwọn ṣòro kan bẹ́ ti o pé mii lè lájà lẹ́nu iṣẹ́, ń ṣàdúrà ni. Tí n bá ti ṣàdúrà, Ọlọ́run ó tọ̀ mí sọ́nà bí n ṣe lá àwọn ṣòro náà já. Bí mo ṣe máa ń kọjú ṣòro ní ẹnu iṣẹ́ nu, mo ní ìgbàgbọ́ pé kò sí ni ìṣòro ó mọ wáyé. Tí ṣòro bá ṣi ti ń wáyé, èèyàn ó mọ kọjú rẹni te èèyàn óò fi láajà. Nǹkan ẹyọ̀kan tí mọ́ ń fún mi ní iyànjú láti mọ kọjú òro nu.

Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí dáadáa. Mo sì máa ń lọ sí òde. Ṣùgbọ́n òde tí mọ máa ń lọ, àwọn òde tí wọ́n bá pè mí sí ní. Ṣùgbọ́n èmi ṣe ẹni tí máa ń sábà lọ sí òde. Ẹ̀kankan náà mo máa ń sábà lọ sí òde. Nítorí pé nínú ọdún yìí báyìí nìsin mi ti lọ sí òde kan kan. Òde tí mo sábà lọ jù ni òde ìyàwó àti òde ikomọ. Tọ́ bá pè mí, màá lọ. Tí wọ́n bá pè mí, n dúró ilé mi. Ṣùgbọ́n èmi ṣe ẹni tí wọ́n sábà ń pè níbi òde. Nítorí pé mò ń kó, mo kórira tí èrò bá tí pò jù ni ibi tí mo bá wá. Mo bá ti lo wákàtí kan, wákàtí méjì. Béè sí tìtẹ̀ mọ́ sí mi kí n máa lọ sí ilé ara ìdí tí mo, tí mi, tí ara ìdí tí mo fẹ́ràn kí n máa lọ sí òde ní gbogbo gbánu. Àmọ́ òde, òde tí ó bá jẹ́ pé ó ṣe pàtàkì sí mi gan, tí ó ṣe koko sí mi gan, mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe, ìnlọ náà ni.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Ọjà tí, tí n ba fẹ́ ra nǹkan àbí má fẹ́ ta nǹkan, tí máa fẹ́ ra nǹkan, màá kọ́kọ́ wo online náà kí n wo bóyá nǹkan tí àwọn èèyàn sọ nípa ọjà náà nǹkan tó dáa ni. Tí bá ti rí pé àwọn èèyàn sọ nǹkan tó dáa nípa rẹ̀ dáadáa, màá rí, mo, mo ní ìgbàgbọ́ pé ọjà tó dára láti rà ni. Ṣùgbọ́n tí bá ti rí pé àwọn èèyàn sọ nǹkan tí ò dáa nípa ọjà náà, kì í sí nǹkan tí màá rà, ẹ̀mi gan ò tiẹ́ ni súnmọ́. Akokọ̀ nu, eèkejì ni pé tí máa fẹ́ ra nǹkan tó dára, mo máa ń rí wí pé mo gbọ́, mo gbọ́ lẹ́nu àwọn èèyàn tó ti ló rù nǹkan bá náà rí. To je pe wọ́n o sọ fún mi pé "à nǹkan bá yìí dá, nǹkan bá yìí ò dá." Tí wọ́n bá sọ fún mi pé ó dá, ń lọ rà á. Àmọ́ tí wọ́n bá sọ fún mi pé kò dá, mi ò ní rà á. Ara nǹkan tí mo máa ń wò kí n tó ra nǹkan àbí kí n tó ta nǹkan ni tí fi mọ bóyá nǹkan tó dára láti rà ni àbí kì í sí nǹkan tó dára láti rà nítorí pé kí ni teeyan bá ra nǹkan tí ò dára, èèyàn náà ni eeyan kan sọfo owo. Èèyàn gbudọ̀ farabalẹ̀ ro nǹkan tí èèyàn fẹ́ rà kí èèyàn to ni pe eeyan fẹ́ rà á.

Irú etí igbó wo ni o máa ń lò? Etí igbó tí mo máa ń sábà lo ni Airpod. Mo fẹ́ràn kí mo lo Airpod nítorí pé kí ni òun ń tie, tí o bá ti ti ibo etí báyìí kò síbi tí o lè gbé lọ. O lè fi gbé kọ́ọ̀lù, o lè fi ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Kò dàbí earpiece tí àwọn èèyàn ń lò tẹ́lẹ̀ tí ó jẹ́ pé òun ń tiẹ, òun mọ́ ní okùn ni, tíojẹ́ pé o le máa kọ́ nǹkan káàkiri. Etí igbó tí mo sábà lo ni Airpod. Tí bá ti ṣáàjì ẹ̀ lẹ́ẹ̀kan báyìí, mo lè lò fún ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta tójẹ́ pé mi ní ṣáàjì ẹ̀ mọ́. Ìdí tí mo ti fẹ́ràn rẹ̀ ni pé ó tún wá láùdí dáadáa. Èyin, mo máa ń gbọ ǹkan tí àwọn èèyàn bá ń wí dáadáa, kódà èmi kí n yí sókè tán, torí tin bá yí sókè tán gan, àríwó rẹ ó ti pọ̀jù. Àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi gan, wọn ó má gbogbo ǹkan tí ẹni tí ó bá pè mi tàbí orin tí mo bá ń gbọ́ tí wọ́n bá ń sọ. Mo nífẹ̀ẹ́ etí igbó náà dáadáa.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́ tí mo ṣe wàyí, òun ni èdè China àti èdè French. Nítorí pé ó wù mí kí n kọ èdè China àti èdè French oun dáadáa. O tì pẹ́ tó ti wà ní ọkàn mi láti kọ èdè olá pé mi ti ráyè láti kọ́ ní. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní áàpù kan tí mo máa ń lò láti fi kọ èdè. Tí bá ti gbé Airpod mi sí tì tí mo sì tan áàpù náà, tí mo bá ti ń sọ èdè Yorùbá àbí èdè Gẹ̀ẹ́sì, yóò mọ̀ túmọ̀ rẹ̀ fún mi ní èdè Spanish tí mo fẹ́ kọ́ àbí èdè French tí mo fẹ́ kọ́. Nsì máa ko eyi tí mbàá le kọ́ kalẹ̀. Tí bá ti kọ́ kalẹ̀, mi ò ní fi gbàgbé. Tó bá tún di ọjọ́ mi, oun tún padà wá wo nǹkan tí mo kọ kalẹ̀ díẹ̀ díẹ̀ bí mo ṣe ń kọ́ nu. Yóò wù mí kí n kọ èdè French dáadáa nítorí pé kí ni, mo fẹ́ràn èdè náà púpọ̀ jù àti èdè Spanish.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi ni àkọ́kọ́ mo máa ń lo WhatsApp áàpù, mo máa lòó dáadáa torí pé kí ni gbogbo ǹkan tí mo bá fẹ́, gbogbo ẹni tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ àti gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe, orí WhatsApp ló wà. Ìdí nìyí ti mo fi máa ń lo WhatsApp gan-an tó jẹ́ pé òun gan-an ló gba gbogbo àyè tán ní orí space fóònù mi. Áàpù elékèji tí mo fẹ́ràn tí mo, tí mo máa ń, tí mo máa ń wọ̀ jù òun ni X, ìhun former Twitter. Òun náà mo máa ń wọ̀ dáadáa torí pé kí ni mo máa lọ wo gbogbo àwọn ìròyìn àgbáyé níbẹ̀, gbogbo àwọn nǹkan níbẹ̀ mo máa lọ wo. Kódà tí n ba fẹ́ ṣe kára kata gan-an sef, àwọn èèyàn wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n n ra wọn n ta. Mo fẹ́ràn kí n máa wọ inú áàpù náà. Àmọ́ o áàpù ti mo máa ń wọ̀ jù ni áàpù WhatsApp mi àti X. Tí ó bá jẹ́ bí i tí owó ni, áàpù tí mo máa ń wọ̀ ni áàpù tí mo fi máa ń ṣe ń dí owó káàkiri fún àwọn èèyàn. Òun náà mo máa ń wọ̀ dáadáa, ìhun PalmPay. Ìbẹ̀ mo máa ń kó owo mi síi. Kò sí ojúmọ́ kan kí n má wọ̀, mo máa n wọ̀ ní gbogbo ìgbà láti le ṣeńd owó sẹ́yàn.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kò sí oúnjẹ tí mi ò lè jẹ ní ọ̀sán, àmọ́ tó bá di ọ̀sán mo fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó jẹ́ pé kò ní mú inù mí le púpọ̀ jù. Ìgbà mií gan n be tó jẹ́ pé mii ki n jẹun rárá tó bá jẹ́ pé mii tètè jẹun ní àárọ̀, màá tún sọ oúnjẹ náà máa sọ di alé ni. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí mo saábà jẹ ní ọ̀sán ni bóyá kí n mu gààrí àbí kí n mu ẹ̀kọ àti àkàrà. Nítorí pé mo fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tí ó jẹ́ pé kò ní mú inù mí le púpọ̀ jù. Ìgbà mí bẹ́ tó jẹ́ pé mo máa ń jẹ ráìsì náà àbí kí n jẹ ẹ̀wà. Tí mo bá rí ráìsì àbí ẹ̀wà, n jẹ, màá jẹ́ kó jẹ́ pé kò ní pọ̀ púpọ̀ jù. Kín tó lè jẹ ráìsì àbí ẹ̀wà lọ́sàn-án, bóyá mii jẹ oúnjẹ tó le ní àárọ̀ ni mi jẹ ìrẹsì àbí ẹ̀wà ní ọ̀sán, bí mo ṣe máa ń jẹ oúnjẹ mi nù ní gbogbo ọ̀sán.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin dáadáa. Kò sì orin tí mi í kí ń sábà kọ. Ara àwọn ẹ́yi tí mo máa ń kọ ni mo máa ń kọrin fújì, mo sì máa ń kọrin àpàlà. Tí mo bá ti gbọ́ lẹ́ẹ̀kan báyìí, ó ti wà lórí mi ni. Míì máa kọ lọ, míì máa kọ lọ ni. Tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo fẹ́ràn kí n máa kọrin. Tí mo bá ti ń kọrin, iṣẹ́ náà kò ní wò mí lára. Mi ni mọ́ gbà tí màá parí iṣẹ́ náà. Ara nǹkan tí mo máa ń fi ṣe ara ni di náà ni orin kíkọ. Mo máa ń kọrin. Kò sí ìgbà tí èmi kò rìn. Tí bá wà nílé báyìí, mo máa ń tan orin lórí fóònù mi ni. Tí mo bá tó yún fónù mi báyìí, míì máa kọ. Tí mo bá ti ń kọ, ohùn kan tí mo bá ṣe, í sì máa ṣe lọ. Tí tí fì yọ̀ pari ibùn kan sì máa ṣe, èmi ni mọ́ orin ni kíkọ. Ìmọ̀ ọmumi mi ni ara yá ni.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba dáadáa. Mo sì máa ń lọ ṣe iṣẹ́ ìta gbangba nítorí pé kí ni, mo máa ń fi dára yá ni. Mo sì máa ń fi gba atẹ́gùn ní ìta ni. Ṣùgbọ́n gbogbo igbá kọ́ mo máa ń ṣe iṣẹ́ ìta gbangba, bóyá ìgbà, bóyá nínú òpin ọ̀sẹ̀ ni mo sábà jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìta gbangba. Mo máa ń lọ bóyá kí n lọ síbi etí òkun tá jọ wà, tá jọ máa ṣe abi kí n kan lọ ibi tí èèyàn tí máa ń gbafẹ́, tí èèyàn tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tá jọ wà n bẹ́ẹ̀, tá jọ máa wo bọ́ọ̀lù, tá sì jọ máa mú Ẹlẹ́rìndòdò, tá a máa jẹun, tá a sì máa sọ̀rọ̀. Bi mo ṣe máa ń ṣe iṣẹ́ ìta gbangba nu.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Èmi sábà jẹ́ kí fóònù mi gbóná. Nítorí pé kíni tí fóònù bá ti gbóná jù, yóò mọ ṣiṣẹ́ kí iṣẹ́ ni. Tí mo bá ti rí pé fóònù mi fẹ́ máa gbóná báyìí, n ó fi lẹ̀ mi, ni tẹ mó, màá sì pa data rẹ̀. Bí mo bá ti pa data rẹ̀, tó bá ti lo iṣẹ́jú diẹ, yóò tutù, yóò sì bẹ̀rẹ̀ ṣẹ́ dáadáa. Kò dá, kò rí, kò fi bẹ́ẹ̀ dá kí fóònù máa gbóná jù. Nítorí pé tí fóònù bá ti ń gbóná jù, yóò mọ ṣiṣẹ́ kí iṣẹ́ ni, ó sì máa ń hang. Ìdí nu tí mo tiẹ̀ fi fẹ́ kí fóònù mi gbóná lárá, tí mo bá rí pé mò tí ń lò ó nílò tó fi máa gbóná, mò máa ń fi lẹ̀ mi. Tí mo bá ti fi lẹ̀, tó ti ṣiṣẹ́ dáadáa, tara rẹ̀ ti bá ti dáadáa, n wàá ṣé wàá padà ṣí ń tẹ̀ bi mò se máa ṣè nu tí fóònù mi ò fi ní gbóná.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń na ra dáadáa. Mo sì fẹ́ràn láti máa ń na ara. Ààrọ̀ tí mo bá kọ́kọ́ jí báyìí nǹkan tí mo kọ máa ń ṣe nù. Ń kọ́kọ́ na ara mi, tí n bá ti na ara mi, mo máa ń fẹ́ kí ara mi kó dá, kó dá sáká. Tí èèyàn bá ti na ara, ara èèyàn yóò dá sáká, ara èyàn ó sì ṣe é bó ṣe yẹ kó ṣe. Ara àwọn ǹkan tó yẹ k'èèyàn máa ṣe lá, ní ojojúmọ́ nù. T'èèyàn bá fẹ́ k'èèyàn máa gbé ìgbé ayé ìrọ̀rùn, ó wà lára nǹkan tí mo máa ń se. Mo sì fẹ́ràn kí n máa na ara mi dáadáa. Tí n bá ti na ara tí mo ti na ọwọ́ dáadáa, tí mo ti na ẹsẹ̀, tí mo ti ṣe bó ṣe yẹ kí ń ṣe, ara mi ó tún le dáadáa sí i.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, mo máa ń dáríji àwọn ènìyàn nítorí pé kíni, mo nígbàgbọ́ pé a ń ṣẹ ọlọ́run náà sì ń dáríji wa. Kí wá dé tí àwọn èèyàn ta bá sẹ ra wa tàní lè dáríji ara wa. Bí mo ṣe máa ń ṣe tí mo fi máa dáríji ènìyàn ni pé tí bá ti rí pe èèyàn ń sẹ mi, n ó pe ẹniyàn n ó sì sọ fún un pé "à o ṣẹ mi, nǹkan báì báì báì báì lo ṣe", tí máa sì sọ fún un. Kẹ́ni bá sọ pé kí n má bímọ, n ó sọ pé o ti tàn, mo ti dáríji. Kódà kẹ́ni ó má kẹ́ni ó má mọ̀ pé nǹkan tó hun ṣe oòda tí ó sì bẹ̀ mí kí n má bínú, èmi ó dáríji tí máa sì ló mú mi sọ fún un pé ó sì ṣe nǹkan báì báì. Sì sọ tí mo ṣọ gan, ó tún mọ̀ pé mo ti fẹ́ dáríji nu, èmi ó sì dáríji. Ìdáríjì dára púpọ̀ jù, wọ́n sì kọ́ wa pé ká mọ́ dáríji ara wa ta bá sẹ ra wa. Nítorí náà ìdáríjì ó mú láyà mi gan, ó sì jẹ́ nǹkan tí mo fọwọ́ sí gan. Mo máa ń dáríjì èèyàn tí èèyàn bá ṣẹ mi.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa dá wà ní òru nítorí pé kíni òru nì èèyàn fi máa ń farabalẹ̀. Òru ni ǹkan tí ẹ̀yin bá fẹ́ ṣe ní ayé yẹn. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo fẹ́ràn kí n máa dá wà. Kódà kí n wà ní òru, mo fẹ́ràn kí n máa dá wà. Tí n bá ti dá wà, ǹkan tí mo bá fẹ́ ṣe, n máa rí ṣe. Kódà ka ni mo fẹ́ kàwé ni, abí mo fẹ́ ronu nípa ayé mi, n lè rí ibí ronu dáadáa. Mo fẹ́ràn kí n máa dá wà ní òru. Kódà mo máa ń dá sùn ní òru ni. Kò sí ǹkan tí mi lè dá se ní òru.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé kí ni? Mo máa ń fẹ́ràn kí n máa ronú nípa nǹkan dáadáa. Tí mo ṣe wà yìí, tí n bá ri, ti n bá débìkan tó jẹ́ pé ibi tí miì dé rí ni, mo hín kọ́ ṣe ìsọdọ̀tun ọkàn mi, hín farabalẹ̀ wobẹ̀, hín ronú nípa ibẹ̀ bíbẹ̀ ṣe rí. Bá jẹ́ pé ibi tí mo lè dúró sí ni àbí kìí ṣe ibi tí mo lè dúró sí. Rárá, ìsọdọ̀tun ọkàn tí mo máa ń ṣe ni tí mo bá wà níbí nígbà mí náà, mo máa ń dá wà, tí mo bá ti dá wà, hín máa ṣe ìsọdọ̀tun ọkàn, hín máa ro gbogbo nǹkan tí ń bá ń lọ ní àyíká mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tó wù mí kí n kọ́ ni UI UX Design. Ó wù mí kí n kọ́ nítorí pé kí ni, mo ní ọdún tó lọ tó kọjá lọ ni mo parí pé graphic design. Lẹ́yìn náà mo ní ìpinnu pé lẹ́yìn graphic design tí mo kọ́, mo fẹ́ kọ́ UI UX Design nítorí pé kí ni òun náà ówo wà níbẹ̀. Ó sì wà lára àwọn nǹkan tí a máa ń lò ní ibi iṣẹ́ wa. Àwọn tí wọ́n mọ UI UX Design ní ibi iṣẹ́ wa wọ́n ju ẹyokan abi méjì lọ. Wọ́n sì gbà wá ní iyanju níbi iṣẹ́, bí gbogbo wa lọ mọ̀ọ́ nítorí pé kí ni yóò ran iṣẹ́ wa lọ́wọ́. Àtìgbà náà mo ti fẹ́ kọ́, ṣùgbọ́n mi ò tí ì ráyè láti bẹ̀rẹ̀ sí ní kọ́. Mo sì lẹ́ni tí ó fẹ́ kọ́ mi gan, àmọ́ ẹni náà òún náà ò ráyè. Ó ní pé tí a bá ti jọ ráyè pé a so ìgbà tí a máa ríra àbí ta maa fix ee tó jẹ́ pé yóò jẹ́ kílàsì online. Ṣùgbọ́n àwa méje a ti jọ ráyè nítorí pé kí ni iṣẹ́ ń gba omi mú lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ó wù mí kí n kọ́ ara àwọn ìmọ̀ tuntun tó wù mí kí n kọ́ náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni mo máa ń gbé àpò ẹ̀yìn, ṣùgbọ́n keẹ́ se pupa ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Tí n bá ń gbé àpò ẹ̀yìn, bóyá mo ń rìn ìrìnàjò lọ sí ibì kan, mo fẹ́ràn kí n máa gbé àpò ẹ̀yìn mi dání lọ. Àbí tí mo bá fẹ́ gbé laptop mi lọ sí ibi iṣẹ́, báágì laptop mi alápò ẹ̀yìn ni. Tí n bá ti gbé si, tí n bá gbé laptop mi sínú báágì mi, in pọ̀n ṣẹ́yìn. Nnkan méjì tó lé mu lè gbé àpò ẹ̀yìn nu. Bóyá mo ń rìn ìrìnàjò lọ sí ibì kan, àbí mo gbé laptop mi dání lọ sí ibi iṣẹ́, àbí mo gbé lọ sí ibòmíràn tí mo ti fẹ́ lọ lò ó, in gbé pọ̀n sí ẹ̀yín mi. Àwọn ǹkan tí mo fi mon mú mi lò àpò ẹ̀yìn nu.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi o nítorí pé kí ni? Ibi tí mo ta tí mo ti dà bà, wọ́n sọ wípé kò dá kí ẹ mọ̀ wo àmì ìràwọ̀. Mo wípé kò dá rara. Ìdinù tí mi fi mọ àmì ìràwọ̀ mi. Koda mo bẹ àwọn òbí mi pé kíni ìdí tí o fi dá, wọn ò sọ idi rẹ fún mi. Wọ́n kọ sọ wípé kò dá ká mọ̀ wo àti ìgbà wo ni èmi ti mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n yóò wù mí kí n wọ kìí ń sí tí mọ àmì ìràwọ̀ mi.

Báwo ni o ṣe máa ń gba iyì? Mo fẹ́ràn kí tí mo bá ṣiṣẹ́ tán tí mo ti ṣiṣẹ́, iṣẹ́ tó wu enì tí mo bá ṣiṣẹ́ lórí kí n má gba iyìn. Mo lè gba iyìn, kàn yìnmí pé a ò ṣeun o ku iṣẹ́ àbí kí wọ́n fún mi ní owó. Tí wọ́n bá fún mi ní owó náà, ọ̀nà kan tan filè yìnmi nú. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n má a ṣiṣẹ́ bi o ṣẹ́ ye kí ẹ̀eyan ṣiṣẹ́. Tí n bá siṣẹ́ bo ṣẹ́ ye kí ń ṣiṣẹ́ mi, mo mọ̀ pé n gbà iyìn kò bá jẹ́ pé iyin pé wọn yín mi láàrin àwọn iyókù mi àbí kí wọ́n búnmi ní owó àbí kí wọ́n búnmi ní ẹ̀bùn ara ọ̀nà tí mo fi lè gba iyìn iṣẹ́ tí mo bá ṣe nu.

Ṣé o wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni a máa ń wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́, ṣùgbọ́n Monday sí Thursday láti máa wọ aṣọ àkayọ̀rí. Ọjọ́ Jímọ̀, aṣọ tó bá wù wá ni a máa ń wọ̀. Má ṣe máa wọ aṣọ àkayọ̀rí máa ní pé, a á wọ shirt àti trouser, a á sì wọ bàtà sí i. Ìbá mi mọ̀ ẹgbẹ́ tiwon sọ wípé ká wọ coat sì. Ṣùgbọ́n aṣọ tí a gbọdọ̀ wọ̀ ní ọjọ́ Monday sí ọjọ́ Thursday ni a gbọdọ̀ wọ aṣọ mìíràn ju aṣọ àkayọ̀rí ibi iṣẹ́ wá lọ nítorí pé kíni ibi iṣẹ́ wá, iṣẹ́ office ni. Iṣẹ́ office si ni, o gba kí ẹ̀eyan ma mura dáadáa, kí ẹ̀yán ma mura ní àkayọ̀rí. Kí ẹ̀ bá mọ́ra dáadáa ni ó fa kí àwọn tí ọ̀gá tí ẹ̀ ń bá yí ṣẹ́, tí ó fi máa wu wọn ní orí.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Níbi iṣẹ́ mi níbi tí mo ti ń ṣiṣẹ́, tí mo bá rí pé ẹni- ẹni kan ní ó nílò ìrànlọ́wọ́ ní kíákíá, n ó ṣe fún nítorí pé kíni tí n bá ṣe fún, wọn ó jọ bu gbogbo wá ni. Ara ìrànwọ́ àkókò tí mo máa ń ṣe ni àkọ́kọ́ nù. Èkejì ní wípé tí mo bá fẹ́ ṣe iṣẹ́, bá ti bá fẹ́ bá ọ̀gá mi ṣiṣẹ́, tí mo bá rí pé ọjọ́ ti ń lọ, n yóò pè èèyàn kan tí ó ràn mí lọ́wọ́ láti lè ṣe kí àkókò kó tó bọ́ mọ́ mi ní ọwọ́. Ìgbà mi n bẹ tó jẹ́ pé tí n bá ṣe, àwọn àbúrò mi nílé náà tí wọ́n bá ń ṣe iṣẹ́ àbí tí àwọn òbí wa tan gbéṣẹ́ fún wọn pé kí wọ́n ṣe, tí n bá ti ríi wípé iṣẹ́ ọ̀hún o ti ju agbára wọn lọ àbí ọjọ́ ti ń bọ́ mo wọn lọ́wọ́ àbí àkókò, n ràn wọ́n lọ́wọ́ láti lè bá ṣiṣẹ́ ọ̀hún kó lè bá yá ní kíákíá.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ tí mo fẹ́ràn kí n máa jẹ ní òwúrọ̀ ni kí n mu ẹ̀kọ àti àkàrà. Ìgbà mí o jọ gbé mo máa n mu tíì àti búrẹ́dì àbí kí n mu custard. Mi ò fẹ́ràn kí n máa jẹun púpọ̀ ní òwúrọ̀ nítorí pé kíni tí bá jẹun púpọ̀ ju, ara mi máa ń kún tó jẹ́ pé òorun o máa kùn mí, mi ò sì le rí iṣẹ́ se dáadáa. Ìdílé niyi ti mọ fi máa ń jẹ oúnjẹ kékeré tó jẹ́ pé oúnjẹ tí kò lágbára ní òwú-- ní òwúrọ̀ nù. Bí kí n mu tíì àti búrẹ́dì àbí kí n mu custard àbí kí n mu ẹ̀kọ àti àkàrà. Mo mọ bí won ṣe n ṣe gbogbo àwọn oúnjẹ yìí. Tí n bá kọ́ jí láàárọ̀, tí bá se nkán tí mo fẹ́ ṣe tán, nkán tí màá kọ́ ṣe nu kí n tó lọ ibi iṣẹ́. Tí bá ì sì ti, ìgbà mí o le je pé tí n bá le jẹ́ nílé, hín gbe dani lọ sí ibi iṣẹ́ ni, hín sì lọ jẹ́ nkán mi. Tó oṣan ni mo mọ̀ n sábá jẹ oúnjẹ tó ní agbára díẹ̀

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ̀? Beeni mo ni awon ero ologbon nile mi amo ero ologbon nile mi ti mo ni ko ju eyokan lo oun ní mo maa n fi ń control, mo máa ń fi ń control, ẹ, TV mi. Tí bá ti, mo connect TV mi mọ́ fóònù mi, tí bá ti sọ fún fóònù mi kó ṣe nǹkan báìbàì lórí TV mi, yóò bá mi ṣe. Ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní nù. Ṣùgbọ́n mo ní, mo, mo, ó wù mí kó yẹ pé ní ọjọ́ iwájú in tun ni àwọn ẹrọ ọlọ́gbọ́n mi to jẹ́ pé yóò jẹ́ kí iṣẹ́ mi nínú ilé, yóò jẹ́ kó rọrùn dáadáa. Ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní nílé kò ti ju ẹyookan lọ èyí tí mo connect mo fóònù mi àti tẹlifíṣàn mi.

Báwo ni ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe bú sí rí, ó lọ dáadáa, ó sì rù lọ ní ìrọwọ́rọṣọ nítorí pé kí ẹ̀mí náà mo ti múra kalẹ̀ dé ìgbéyewó náà. Mo se de bí mo ti fẹ́ ṣe ìgbéyewó náà, gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń bí mi, mò ń dáhùn rẹ̀ ni. Kódà mo dáhùn rẹ̀ ju bí wọ́n ṣe lérò lọ, mo sì dáhùn rẹ̀ tán ni àwọn tó ń gbé mi yẹ ìgbéyewó sọ pé "a, gbogbo mo ṣe dáhùn owu àwọn ni o rí." Mo sì rí iṣẹ́ náà gbà. Nítorí náà, mo mọ ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ìgbéyàwó iṣẹ́ tó lọ dáadáa ni.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Mo fẹ́ràn kí n ri oṣiṣẹ̀ tuntun tó jẹ́ pé yóò jẹ́ ẹni tó ọkan rẹ̀ pé dáadáa, tó sì jí pépé tó jẹ́ pé ó sì mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́, ó sì mọ ìyàtọ̀, ó mọ ìyàtọ̀ láárín ọ̀tún sí òsì. Àra ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nu un Mo sì fẹ́ràn kí ó jẹ́ pé òṣìṣẹ́ tó jẹ́ pé ó mọ̀ iwe ni, ó sì mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà nítorí pé kíni tó bá mọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà iṣẹ́ tó bá fẹ́ ṣe, yóò ṣe se ní kíákíá. Àran ǹkan tí mo fẹ́, tí mo fẹ́ràn kí n mo rí nínú ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ tuntun ni nítorí pé kíni ayé nlo, à ń tẹ̀lẹ̀ ní gbogbo ǹkan tí a bá fẹ́ ṣe ó yóò wa yoo da lórí kọ̀ǹpútà, mo gbudọ̀ mọ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà dáradára.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè kòkòrò lórí ìntanẹ́ẹ̀tì? Tí mo bá fẹ́ dáàbò bo àwọn nǹkan lórí ìntanẹ́ẹ̀tì, nǹkan tí mo máa ń ṣe ni pé èmi ó kí-- èmi ń klíìkì línkì tí mo rí pé mi mọ ibi tó ti wá, èmi ni ò lè klíìkì rẹ̀ torí pé tí mo bá klíìkì rẹ̀, ó lè gbé mi lọ sí ibi tí kò dáa tí ó jẹ́ pé yóò lọ kó gbogbo àwọn nǹkan tó wà lórí fóònù mi àkọ́kọ́ nù. Ẹ̀keji ni pé mo máa ń rí pé mo máa ń fi password sí gbogbo application tó bá wà ní orí fóònù mi torí pé kó dáa tí, tí mo bá klíìkì línkì tí ò dáa gan, ẹ́, àwọn ẹni tó bá fẹ́ kó nǹkan lórí fóònù mi wọ́n ò ní rí ikú. Ara àwọn ọ̀nà tí mo fi máa ń dáàbò bo àwọn nǹkan orí ìntanẹ́ẹ̀tì mi ni àti pé náà mo máa ń kó gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì mi lórí cloud ni mo máa ń wà torí pé-- torí irú nǹkan báyìí náà tó bá fi le ṣẹlẹ̀ náà ni mo fi máa ń kó gbogbo dọ́kúmẹ́ǹtì mi sí orí cloud.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì torí kí ni, mo nígbàgbọ́ pé íńtánẹ́ẹ̀tì ó ti sọ ayé di ẹ̀rọ, kò sí ǹkan tí oò ṣi lè kọ́ níbẹ̀. Ìmọ̀ nkan tí mo bá kọ́ níbẹ̀, mo mon kọ́ kalẹ̀ sí inú ìwé ni, tó jẹ́ pé iń padà fàbọ̀ ba tí yóò fi lè bá yé mi dáadáa. Kò sí ibi tí miì ti lè kọ́ ǹkan, mo sì fẹ́ràn kí n máa kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà àwọn ìmọ̀ kan kan bẹ̀ tí ó jẹ́ pé tí mo fẹ́ kọ́ lẹ́nu ojọ́ mẹ́ta yìí tí ó jẹ́ pé orí íńtánẹ́ẹ̀tì ni ó wà, mo kan lo máa ń wò wọ́n díẹ̀díẹ̀ ni. Bí mo bá ti lo wò wọ́n díẹ̀díẹ̀ àbí tí mo lọ wọ́n lórí YouTube, màá wá kọ́ wọn sí inú ìwé, màá fi lè bá lọ fàbọ̀ ba tí n bá ti fẹ́ fàbọ̀ ba. Ó dá k'èyàn mọ̀ ó kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mo sì nígbàgbọ́ pé tí ẹyan bá kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, èyàn o tètè mọ́.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoójúmọ́? Wákàtí tí mo máa ń lò lójú ìbòjú òun ju mẹ́fà sí méje lọ nítorí pé kí ni kò dá tí èèyàn bá ń wọ ojú ìbòjú púpọ̀ jù, yóò, yóò, yóò, yóò ṣe àkóbá fún ojú yẹn ni. Ṣùgbọ́n ìgbà mìíràn tí màá fẹ́ lò lójú bẹ́ẹ̀ lọ, ó ní gílàsì tí mo máa ń lò. Tí màá lo gílàsì òun, mo lè lo wákàtí tó wú mi, ṣùgbọ́n tí ń bá ní gílàsì òun ní ọwọ́ àbí tí màá fẹ́ lo gílàsì òun, èmi ṣì ń lo ojú wákàtí mẹ́fà lọ ní ojú ìbòjú.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé kíni, mo fẹ́ràn kí mọ dárayá, kí mọ gbé wéétì dáadáa. Ṣùgbọ́n lẹ́ nú jọ́ mẹ́ta yìí, mi ò ráyè láti lọ. Mo ṣẹ̀ fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní lọ ní oṣù tí ń bọ̀ ni, àmọ́ mo ní ìforúkọ sílẹ̀ ní ibi bee tó yẹ̀ pé ó sì wà dáadáa tó yẹ̀ pé kin tó lè sanwó mìí gán yóò tó bóyá bí oṣù mẹ́ta sí oṣù mẹ́rin sí oṣù tí a wà yìí. Ṣùgbọ́n mi ò ráyè láti lọ dáadáa nítorí pé kò sí ààyè. Ibi ṣẹ́ ti gba gbogbo ẹ ni ọwọ́ mi, ṣùgbọ́n mo ní ìforúkọ sílẹ̀. Mo sì fẹ́ràn kí ń máa ṣe eré ìdárayá dáadáa.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wo àwọn ìràwọ̀ dáadáa ṣùgbọ́n kí n tó wo ìràwọ̀ yóò máa jẹ́ pé ọjọ́ tí mo bá lọ sí ibiṣẹ́ jẹ́ mo wà nílé ni. Tí n bá ti wà nílé, kò sí ìràwọ̀ tí mi lè wo. Mo lè wo láti àárọ̀ di alẹ́ àbí tí n bá ní nǹkan mìíràn tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ohun tí n bá ní nǹkan mìíràn tí mo fẹ́ ṣe, mo máa wo ìràwọ̀ dáadáa. Kò sí i irúfẹ́ ìràwọ̀ tí mi kì í sábà wo nítorí pé kí ni mo fẹ́ràn rẹ̀ gidi gan.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo sì máa ń rí ìpèsè ohun àwọn ohun èlò ni pé tí bá ti ní, tí bá ti nílò àwọn ohun èlò, ó ti ní àwọn tí ó máa bá mi gbé wá. Ti bá sù wọ́n pé, "èlò báìbàì, ó ti tán o, mo ní, mo nílò rẹ." Wọn o bá mi gbé wá, ó lè lo ọjọ́ méji, ọjọ́ mẹ́ta. Lẹ́àárín, mo máa ń fẹ́ fẹ́rẹ̀ẹ́ pé tó bá ti fẹ́ tán, èmi máa ń n wọ́n pé mo ti nílò àwọn ohun ìfún. Wọn o ti bá mi gbé wá. Igbámi mi mọ̀ pé tí wọ́n bá lè gbé wá, màá lọ sọ́jà fún ara mi, màá lọ ra àwọn ohun èlò náà ni. Ṣùgbọ́n tí wọ́n bá ti lè gbé wá, màá dúró dè wọ́n kí wọ́n sì gbe dé mi.

Ṣé o máa ń ṣe eré ìdá ni? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ì dayin dáadáa. Mo ti fẹ́ràn kí n máa ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n mi i ráyè láti máa ṣe ní gbogbo ìgbà. Ìgbá tí mo máa ń ṣe jù ni òpin ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀. Ara eré ìdání tí mo máa ń ṣe ni pé mo máa n, mo máa ń sáré láti ibì kan sí ibì kan tara mi o fi dásáká. Gbá mi tọ̀ jé pé mo sì máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ara àwọn èdè eré ìdáni ti mo maa n sábà ṣe nu.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún December, nítorí pé kí ni tó bá ti di ọdún December, àwọn gbogbo àwọn yóò wá sí ilé láti ìdalẹ̀. Tí wọ́n bá ti wá sí ilé láti ìdalẹ̀, onikálukù yo fẹ́ ṣe ọdún. Tí a bá sì ṣe, tí a bá si fẹ́ ṣe ọdún, a pa kí ni wọ́n ń pe, a pa adìẹ. Àwon tí o bá ní agbára ju adìẹ lọ, wọn yóò pa ẹran ewúrẹ́. Bá ṣe máa ṣe ọdún nu. Nítorí pé kí ni àkókò un, ọdún máa ń dùn. Lẹ́yìn tí gbogbo àwọn tẹ́ẹ ti ri tipe tipe, nwọn gbogbo wọn o wá lé, a jọ ṣe ayẹyẹ ọdún ni, inú onkálukù yo sì dùn. Idí tí mo fi fẹ́ràn àkókò ọdún náà nu.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ara ǹ kan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni pé, mo máa ń ka ìwé díẹ̀ tí n bá ti fẹ́ lọ sùn. Tí m bá sì ti ka ìwé díẹ̀, mo sì máa ń ronú nípa ayé, mo sì máa ń ronú nípa ayé ara mi kí n tó lọ sùn. Nítorí pé kí ni? Tí m bá ti ronú, orí ìrònú ni òrun ó gbé mi lọ. Tí m bá ronú, kò sí ni mí ní tètè rí òrùn sùn. Nítorí pé kí ni? Bí m bá fẹ́ tètè sùn, màá kọ gbé fóònù mi kalẹ̀. Tí m bá gbé fóònù mi kalẹ̀, màá mọ̀ ọ́n ronú nípa ayé, màá sì máa mọ̀ ọ́n ronú nípa gbogbo ǹkan tí ń lọ ní àyíká. Ibi tí mo bá ti ń ronu náà ni, òrun ó ti gbé mi lọ. Bí mo ṣe máa ń ṣe ni.

Ṣé o mọ̀ bí a ti ń p'ẹja? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń p'ẹja, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti p'ẹja. Mo rántí pé ìgbà táa wà ní oko ni a máa lọ pẹja nínú, ní odò. Tí a bá ti fi irin síí, tí a bá ti fi irin sí ibi okùn, tí a sì fi bíá bíi ekòló síi, a ti, a sọ sínú odò, yóò sì gbé ẹja. Tó bá ti gbé ẹja, a sì gbé e jáde. Bí a ṣe máa ń pẹja náà nù. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti pẹja, àti gbá kékeré mo ti ṣe gbogbo irú ǹkan bá un kẹ́yìn, ṣùgbọ́n yóò sì wù mí kí n ṣe é sì.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá awon ènyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n kí n tó lè bá ọ sọ̀rọ̀, bóyá o jẹ́ ẹni tí mo mọ̀ ni mo lè ní máa bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ ni, màá ra kọjú mọ́ fóònù mi, mo tẹ fóònù mi ni àbí kí n ṣe bíba pé mo ń gbọ́ ohùn ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ ni mo lè bá sọ̀rọ̀, àmọ́ tí o bá ṣe ẹni tí mo mọ̀, mi ò ní bẹ ẹnikẹ́ni sọ̀rọ̀. Nrora máa ṣe jẹ́jẹ́ mi ni inú ẹ̀rọ ìgbésókè ni.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa owó pamọ́ dáadáa nítorí pé kíni tí mo bá pa owó pamọ́ náà ni yóò mú mi lọ mú ibi tí mo máa fi sí nígbà tí mo bá nílò rẹ̀ nítorí pé kíni kò dára kí ẹ̀eyan mọ́ na gbogbo ówo tán. Oò dára kí ẹ̀eyan mọ́ pa díẹ̀ pamọ́ nítorí ọjọ́ iwájú tí ẹ̀yin ò ní lo owó náà. Èyí ni tí mo fẹ́ràn kí n máa pa owó pamọ́. Tí mo bá ti pa owó pamọ́, mo máa fi sí bi to je pé ọwọ́ eeyan ò sí ní ti tó àbí tí ojú mi ò ní ti ká nítorí pé tí mo bá fẹ́ lò ó ní, ní, ní yàjoyàjo kí le bá mọ́ bí ma ṣe lọ mú ní ibi bẹ́ẹ̀

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Tí bá ti ní ǹkan kan tí ń dà mí ní àmú ní ọkàn, tí mo sì need láti pàrọ̀ ọkàn mi, mo mi, èmi pẹ́ à ẹnikẹ́ni sọ̀rọ̀ ín ku'ò nibi tí àwọn èèyàn bá wà ní, ín rora dáwà tí ń bá ti rọ̀ra dáwà tí ń bá sọ̀rọ̀ nípa ǹkan tí ń dà mí láàmú, tí ń bá sì ròorò, tí ń bá tì rò tán, in padà gbé kúrò ní ọkàn mi àkọ́kọ́ nù. Ìkéji ọ̀nà tí mo fi máa ń pàrọ̀ ọkàn ni pé tí ǹkan bá ń dà mí láàmú, tí ǹkan bá ń dà mí láàmú, ín ku'ò láàrin àwọn èèyàn, bí à kí n ṣe rìnrìn àjò lọ sí ibi tí àwọn èèyàn ò tíì mọ̀ mí, mo lè lọ bí àbí ọjọ́ méji àb'ọjọ́ mẹ́ta ń bẹ́ tí kàn mọ ronu nípa ayé mi, àbí kí n lọ ṣe fàájì, mo máa ń ṣe fàájì, tí bá ti lọ ṣe fàájì dáadáa, ìgbà tí n fi padà dé, àrá mi ó ti balẹ̀, bo ǹkan tí mò ń rò, ó ti dàgbére. Àwọn ọ̀nà tí mo fi máa ń pàrọ̀ ọkàn mi niyii nítorí pé kíni mo nífẹ̀ẹ́ sí láti máa pàrọ̀ ọkàn tí ǹkan bá ń dà mí láàmú, tí bá ti pàrọ̀ ọkàn mi ní gbogbo ọ̀nà tí mo dáko, bo ǹkan tí ń dà mí láàmú yóò di ìgbàgbé.

Báwo ni o ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ irò àwọn oníbàárà ni pé, tí àwọn oníbàárà mi bá máa bá mi ra nǹkan ní bí mo ti ń tajà, nígbà tí mo bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé, "a, nǹkan tí ẹ rà kò lẹ́sẹ rí sí i, kí ni ẹ fẹ́ ká yọ kúrò n bẹ àbí kí ni ẹ fẹ́ ká fi fún un?" Ọ̀nà tí mo máa ń gbà gbọ́ irò àwọn oníbàárà nù àkọ́kọ́ nú. Ẹ̀keji ni pé mo tún máa ń ní WhatsApp group kan fún gbogbo àwọn tí mo ń tajà fún, só tí mo bá ti tajà fún wọn tán, mo máa ń send the form mọ́kàn pé kí wọ́n fill rí láti mọ, láti mọ èrò ń gbà wọ́n, ìpinnu wọn lórí àwọn nǹkan tí wọ́n rà, àwọn ọ̀nà tí mo máa ń gbàgbọ́ èrò ní ẹnu àwọn oníbàárà mi nù.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni àná. Mo lọ sí ọjà lánàá, mo lọ ra àwọn ǹkan èlò ọbẹ̀ tí mo fẹ́ fi dáná. Mo jẹ́ ẹni tí máa ń lọ sí ọjà ní boyà bí, boyà bí ẹ̀ẹ̀mẹjì sí ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ tó ri pe kini? Èmi ò n fẹ́ ra ǹkan púpọ̀ sílé, mo máa ń ra díẹ̀ díẹ̀ tí mo bá ṣe ní ìlò rẹ̀ ni. Tí mo bá ti ra gbogbo awon ǹkan tí mo nílò fójomẹ́ta n tun padà sí ọjà. Ṣùgbọ́n, ṣùgbọ́n àná ni mo lọ sí ọjà kẹ́yìn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ah, mo ti wo eyín mi nísìyí yóò ti tó báyìí bí ọdún márùn-ún ṣọ ọdún mẹ́fà kẹ́yìn. Mo rántí ìgbà kan bẹ́ẹ̀ tí eyín dùn mí, ìgbà náà ni mo lọ ṣe àyẹ̀wò eyín mi àti bò ṣí ní tí wọ́n ti fún mi ní ògùn tí mo ti lo. Mi ní, mi ní kankan láti lọ ṣe ní ibi ilé ìwòsàn tí wọ́n ti máa ń wo eyín.